Mo rántí dáadáa pé ìgbà kẹ́hìn tí mo ṣe ìrìnàjò fún ìṣe jẹ́ ní ǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn. Kí ìṣe ìrìnàjò tó pé ju lọ ṣùgbọ́n mo jẹ́ ẹni tí ó ṣe pàtàkì sí mi gan. Ìlú tí mo lọ sí kìí ṣe tuntun sí mi pátápátá ṣùgbọ́n iṣẹ́ tí mo lọ ṣe ló jẹ́ kó dàbí ìrìnàjò tuntun. Nígbà tí mo gba ìkíní pé kí n lọ, inú mi dùn diẹ. Mo sì tún ní ìrònú torí pé ìrìnàjò, ìrìnàjò fún ìṣe kì í ṣe ìsinmi gidi. Mo bẹ̀rẹ̀ sí múra láti lọ láti ọ̀sẹ̀ kan ṣáájú ọjọ́ tí mo, ọjọ́ tí màá lọ. Mo ṣe ètò ohun tí mo máa kó, aṣọ, aṣọ iṣẹ́, bàtà tó da, àwọn ìwé pàtàkì, kọ̀m̀pútà alágbèéká mi àti ṣájà. Mo ò fẹ́ dé ibi, mo ò fẹ́ dé bẹ́ẹ̀ kí n tó rántí pé mo gbàgbé ohun pàtàkì kan. Mo tún ṣe ìyẹ̀wò ìtọ́ lẹ́sẹẹsẹ iṣẹ́ tí, tí màá lọ ṣe kí n mọ ohun tí wọ́n ń retí lọ́wọ́ mi dáadáa. Ọjọ́ ìrìnàjò kan mo jí ní kùtùkùtù. Kì í ṣe pé mo fẹ́ jí tètè ṣùgbọ́n mo mọ̀ pé ìrìnàjò lè ní ìdádúró. Mo fẹ́ ní àkókò tó pé láti múra láìsí ìyàrá. Nígbà tí mo bá ṣe gbogbo ǹkan tán, mo bọ̀, mo bọ́ síta mo sì bẹ̀rẹ̀ ìrìnàjò mi. Ọ̀nà náà kò rọrùn gán. Ìṣòro, ọkọ̀, ariwo àti ìfarapa ọ̀nà díẹ̀ wà ṣùgbọ́n mo ti mọ̀ pé irú ǹkan, irú ǹkan bẹ́ẹ̀ jẹ́ apá kan ìrìnàjò iṣẹ́. Nígbà tí mo dé ibi tí mò ń lọ, inú mi balẹ̀ díẹ̀. Mo rí pé ó ti le jẹ́ pé ìrìnàjò, ìrìnàjò rẹ mi àyípadà àyíká máa ń mú kí ọpọlọ tún ṣiṣẹ́ lọ́nà mi. Mo pàdé àwọn ènìyàn tuntun, mo ń bá àwọn alábàáṣiṣẹ́ sọ̀rọ̀, mo sì rí ìlànà iṣẹ́ tí ó yàtọ̀ títí ibi tí mo ti wá tẹ́lẹ̀. Èyí fún ara rẹ jẹ́ ẹ̀kọ́. Iṣẹ́ tí mo lọ ṣe kò rọrùn ṣùgbọ́n ó yẹ mi. Ó kún fún ìpàdé, ìjíròrò àti ìpinnu. Nígbà mí mo máa ń rẹ́, ṣùgbọ́n mo mọ̀ pé ìdí tí mo fi wá níbí ni láti ṣàgbékalẹ̀ ohun kan, kì í ṣe láti sinmi. Mo kọ́, mo pò popo láti inú ìrìnàjò yẹn kò kan jẹ́ nípa iṣẹ́ nìkan ṣùgbọ́n nípa bí èèyàn ṣe ń ṣe papọ̀, bí wọ́n ṣe ń yanju ìṣòro àti bí àṣẹ n, àti bí àṣà ibìkan ṣe lè yàtọ̀ sí ti òmíràn. Ni alẹ́ lẹ́yìn ọjọ́ tí iṣẹ́ pẹ́, lẹ́yìn ọjọ́ iṣẹ́ pípẹ́, mo máa ń rí àkókò díẹ̀ láti sinmi. Nígbà mí mo máa ń rí, mo máa ń rìn kiri díẹ̀ láti mọ agbègbè. Mo máa ń wò, mo máa ń wò bí ayé ṣe ń rí níbẹ̀ kí n sì, kì í ṣe pé mo ń ṣeré ṣùgbọ́n mo fẹ́ kí ìrìnàjò máa jẹ́ iṣẹ́ pàtàkì. Rírí ibi tuntun bí ó ti lè jẹ́ pé kúrò níbẹ̀ ní ibi iṣẹ́ máa ń fún mi ní ìtùnú díẹ̀. Nígbà tí mo parí iṣẹ́ tí mò ń, tí mo lọ ṣe, mo mọ̀ pé, mo mọ̀, mo mọ̀ pé mo ti ṣe ohun tí mo yẹ kí n ṣe. Ìmọ́lára ìtẹ́lọ́rùn yẹn wá, irú ẹni tí ó wáyé nígbà tí ó bá mọ̀ pé ìṣẹ́ pà rẹ kò lọ lásán. Ìrìnàjò padà sí ilé tún jẹ́ àkókò ìrònú fún mi. Mo rántí ohun tí mo kọ́, ohun tí mo lè ṣe dáadáa sí lóju ìwájú àti bí ìrìnàjò yẹn ṣe ràn mí lọ́wọ́ láti dàgbà díẹ̀ sí gẹ́gẹ́ bí ẹni iṣẹ́.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jọ, ṣùgbọ́n kì í ṣe nítorí pé mo fẹ́ pàṣẹ tàbí fi ara mi hàn gẹ́gẹ́ bí olórí lórí gbogbo ènìyàn. Ó rọrùn fún mi torí pé mo lórí ènìyàn dáadáa. Mo sì mọ̀ pé bí ó bá fìdá-- bí ó bá fẹ́ darí ènìyàn, o gbọdọ̀ kọ́kọ́ mọ bí òṣì máa ń wo wọn ṣíṣe gẹ́gẹ́ bí ènìyàn, kì í ṣe bí ìrìnsẹ̀. Nígbà tí mo bá wà láàárín ẹgbẹ́ kan, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti gbọ́. Mo máa ń tẹ́tí sí ohun tí àwọn ènìyàn ń sọ, ohun ń tin, ohun tí ń yọ wọ́n lẹ́nu àti ohun tí wọ́n ń retí. Èyí ṣe pàtàkì gan torí pé ẹni tí kò gbọ́ kì í lè dárí dáadáa. Nígbà tí ènìyàn bá rí pé ó ń gbọ́, ó ń gbọ́ ẹ, ó ń gbọ́ re, ó máa ń ní ìgbàgbọ́ sí ọ, ó sì máa tẹ̀lé ìtọ́sánà rẹ rọrùn. Mo tún jẹ́ ẹni tó mọ̀ bí a ṣe ń sọ̀rọ̀ kedere. Nígbà tí mo bá ń darí ẹgbẹ́ kan, mi ò fẹ́ kí ìpinnu dàrú tàbí kí ìtọ́sọ́nà tàbí ohun tí a lè tún mọ̀ sí ọ̀nà méjì, ó máa ń sọ ohun tí mo fẹ́ kó ṣẹlẹ̀ ní kedere. Mo tún ń ṣàlàyé ìdí tí a fi ń ṣiṣẹ́. Nígbà tí ènìyàn bá mọ ìdí kì í ṣe pé kò kà tẹ́lẹ̀, ó máa ń ṣiṣẹ́ pẹ̀lú ìtẹ́lọ́rùn. Ohun mìí tó jẹ́ kó rọrùn fún mi ni pé mo kì í wo ara mi gẹ́gẹ́ bí ẹni tó gaju àwọn mii lọ. Mo máa ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wọn. Bí iṣẹ́ bá níya, mi ò ní dúró, mi ò ní dúró sókè kí n má pàṣẹ nìkan. Mo máa ń kọ ara mi sínú iṣẹ́ náà. Èyí máa ń jẹ́ kí àwọn ènìyàn rí pé ẹni yìí kì í ṣe olórí ẹnu, ó tún lè ṣiṣẹ́. Mo tún mọ̀ pé gbogbo ènìyàn kì í dà, kì í dàpọ̀. Diẹ máa ń yẹ́ ará lóye, diẹ máa ń lọ́ra, diẹ fẹ́, diẹ fẹ́ kí a sọ ohun gbogbo fún wọn kedere, diẹ fẹ́ òmìnira. Mo máa ń gbìmọ̀ pẹ̀lú ìyàtọ̀ yìí. Dípo kí n bínú tàbí kí n fi ẹni, ẹnikẹ́ni sílẹ̀, mo máa ń bá, mo máa ń wá bí mo ṣe le mú wọ́n bá ẹni kọ̀ọ̀kan mu. Èyí ni ọgbọ́n pàtàkì nínú ìdarí ènìyàn. Nígbà tí èso bá wà láàárín àwọn ènìyàn, mo kì í yára dájọ́. Mo máa ń jẹ́ aláàríyàn. Mò ń gbọ́, mò ń gbọ́ ègbẹ́ méjèèjì. Mo sì gbìmọ̀ láti rí ìtọ́jú tí kì yóò bá ẹnikẹ́ni jẹ́ lọ́kàn jù. Èyí mú kí àwọn ènìyàn mọ̀ pé mo jẹ́ ẹni tó dáa, kì í ṣe ẹni tí ó, kì í ṣe ẹni tí ó máa ń ṣe ojúṣàájú. Mo tún mọ̀ pé ití lẹ́yìn ṣe pàtàkì nígbà, nígbà tí ènìyàn bá ń ṣe dáadáa. Mo máa ń jẹ́ kó mọ̀ pé mo rí ọ̀rọ̀ kékeré bí i ẹ̀ṣeun tàbí ò ṣe dáadáa láì, lé, lẹ́yìn ọ̀kán ènìyàn padà gan gan. Èyí máa ń fún wọn ní ìtalára láti ṣe dáadáa si. Ṣùgbọ́n èmi máa ń, èmi náà mọ̀, mọ̀ pé ìdarí ènìyàn kì í rọrùn ní gbogbo ìgbà. Àwọn ìgbà kan wà tí mo máa ń retí, tí mo sì ń, mo sì ní láti farabalẹ̀ ṣùgbọ́n nítorí pé mo ní ṣuuru, mo lè dojúkọ irú ìpayà báyìí láijẹ kí ó bá, ó bàjẹ́ fún gbogbo ẹgbẹ́. Ni kókó ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn tó jẹ́ torí pé mo, mo mọ̀ bí a ṣe ń gbọ́, mo sì ń sọ̀rọ̀ kedere.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà kékeré ní ilẹ̀, kì í ṣe ọgbà ńlá tó kún fún ilẹ̀ púpọ̀, ṣùgbọ́n ó tóbi débi pé mo lè lòó dáadáa. Ọgbà yìí jẹ́ ọ̀kan lára àwọn ibi tí mo fẹ́ràn jù lọ ní ilé torí pé ó ń fún mi ní ìtùnú àti àlàáfíà. Ọpọlọ ọgbà náà wà ní iwájú ilé, ó ń sì jẹ́ ibi tí mo ti ń rí afẹ́fẹ́ tútù lójoojúmọ́. Mo ní koríko tí mò ń gé lọ́ lọ́wọ́wọ́ ní ibi náà, máa ń bá dàbí kó má dàbí igbó. Kò sí ohun tó dùn bí ríi wípé gbogbo nnkan gbogbo nǹkan mo ń ṣètò ti ojú ń sì ń dùn láti wọ̀. Ni gbogbo ọ̀sẹ̀, mo maa n lo ah mo máa ń lo àkókò díẹ̀ láti tún ọgbà náà ṣe torí mo gbà pé ìbi tí ó ń gbé yẹ kí ó tún ọpọlọ rẹ̀ ṣe. Nínú ọgbà mi, mo ní àwọn igi kékeré àti òdòdó. Diẹ nínú wọn ni mo gbin fún ẹ̀wà, diẹ ẹ sì ni mo gbin torí pé mo fẹ́ rí àbájáde iṣẹ́ ọwọ́ mi rí wi pé ohun tí mo gbin n dàgbà. Tàbí yóò àti ewé tàbí yóò òdòdó máa ń fún mi ní ìtẹ́lọ́rùn. Ó ń jẹ́ kí n ìrantí pé ìfaradà àti ìtọ́jú máa ń mú èso bá kì í ṣe nínú ọ̀gbìn nìkan ṣùgbọ́n nínú ayé pẹ̀lú ọgbà náà tún jẹ́ ibi tí mo ti máa ń jókòó nígbà tí mo bá fẹ́ ronú. Nígbà mi, mo máa ń mú àga kékeré kan jáde, mo joko mo jókòó, mo sì kàn máa wo àyíká. Kò sí àfihàn fóònù, kò sí ìṣòro iṣẹ́ kan. Ídákẹ́jẹ́ àkókò bẹ́ẹ̀ ń ran mi lọ́wọ́ láti tún ọpọlọ mi ṣe. Ki n le padà sí iṣẹ́ pẹ̀lú àgbára tuntun. Nígbà tí mo bá ní ìpinnu pàtàkì láti ṣe ọgbà mi sábà máa ń jẹ́ ibi tí mo ti ń wo wò jinlẹ̀. Rí ìsàpayá ayé bi orun bí oorun ṣe ń ràn, bí afẹ́fẹ́ ṣe ń rú ewé igi, gbogbo ẹ máa ń jẹ́ kí n rantí pé ayé kò yẹ kí a fi ìṣòro kún ara jù. Ọgbà mi kò kọ́ mi ní ṣuru àti ìfarabalẹ̀. Mo tún máa ń lo ọgbà náà gẹ́gẹ́ bí ibi ìdárayá kékeré. Nígbà mi, mo lè ṣe nǹkan iye sí ara mi níbẹ̀, mo sì lè ná mo si na ara díẹ̀ kí ara àti ọpọlọ lè ṣiṣẹ́ pọ̀. Mo mọ̀ pé mo gbọdọ̀ fún wọn ní ààyè, ọgbà mi jẹ́ ààyè yẹn fún mi. Nígbà tí àwọn ọ̀rẹ́ tàbí ẹbí bá wá sí ilé, ọgbà náà sábà máa ń fa ìfọ̀kàn sí wọn. A lè jókòó níbẹ̀, bá ara wa sọ̀rọ̀ tàbí káàkàn rẹ́rìn-ín. Kosi ife Kò sí ìkúnfẹ́, ìgbádùn tó pọ̀, ìdákẹ́jẹ́ àti ìbáṣepọ̀ ló ṣe pàtàkì. Ọgbà mi ti di apá kan ìbáṣepọ̀ mi pẹ̀lú ènìyàn. Ṣíṣe àbójútó ọgbà kì í ṣe ohun tí mò ń ṣe nítorí ìfápa, ó jẹ́ ohun tí mò ń ṣe pẹ̀lú ìfẹ́. Nígbà tí mo bá ń fún igi ní omi tàbí tí mo bá yọ kíkoro tí kò yẹ, mò ń rí i bí ìmúlò ara ẹni. Ó ń kọ́ mi ní pé kí n sọ́ra, kí n jẹ́ onífaradà, kí n sì mọ̀ pé ohun gbogbo nílò àkókò láti dàgbà.

Mo máa ń rí ìpasẹ̀ àwọn ohun èlò mi ní ọ̀nà tó ṣètò dáadáa torí pé mo ti kọ pé bí ìpàsẹ kò bá da, iṣẹ́ máa dàrú. Mi ò fẹ́ dé àkókò tí ǹkan pàtàkì yóò tán lójijì torí náà mo máa ń múra ṣáájú. Ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni mí mọ ohun tí mò ń lò jù lọ. Mo mọ dáadáa ohun èlò wo ni mò ń lò lójojúmọ́, èwo ni mò ń lò lẹ́ẹ̀kọ̀kan àti èwo tí mò ń kàn máa ń pa mọ́ fún àkókò pàtàkì. Ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni mí mọ ohun tí mò ń lò jù lọ. Bí àpẹẹrẹ, ohun tí mò ń lò lójoojúmọ́ ni mò ń máa ń tọ́jú jù lọ torí pé wọ́n lè tán yára yára. Mo tún ní àtọ́jú ìpèsè tí mò ń fi ń ṣiṣẹ́ kí iṣẹ́ àtọ́jú tó níra ó lè jẹ́ nínú ìwé kékeré tàbí lórí fóònù mi. Ní gbogbo ìgbà tí mo bá rí pé ǹkan kan sún mọ́ òpin, mo máa ń kọ ọ́ sílẹ̀ nípa bí nígbà tí mo bá fẹ́ ra ǹkan mi ò ní gbàgbé ohun tí mo nílò. Àtọ́jú yìí ti gbà mí lọ́wọ́ ìrìnàjò àsán púpọ̀. Nípa àkókò mi ò dúró de kí ǹkan parí pátápátá kí n tó tún rà. Nígbà tí mo bá rí pé ìpasẹ̀ kan ti dé ìpele kan bí ìda mẹ́ta tàbí ìda mẹ́rin, mo máa ń bẹ̀rẹ̀ sí ń gbérò bí máa ṣe tún un ṣe. Èyí ń jẹ́ kí n ní ààbò ọpọlọ torí pé mo mọ̀ pé kì í ṣe ohun tí yóò mú iṣẹ́ mi dúró lójijì. Mo tún máa ń yá ibi tí mo ti ń ra ǹkan dáadáa. Mi ò ra gbogbo ǹkan ní ibi kan ṣoṣo. Ǹkan wà tí mo mọ̀ pé ibi kan ló dájú lọ fún boyá nítorí wọ́n rẹ̀ tàbí gé dára rẹ̀. Torí náà mo ti mọ ibi tí mo ti máa ń lọ fún ohun kọ̀ọ̀kan. Èyí ń jẹ́ kí n máa ṣe ṣòfò owó. Mo sì tún rí dájú pé ohun tí mò ń rà péye. Nígbà mìí mo máa ra ǹkan pọ̀ díẹ̀ tí mo bá rí pé owó rẹ̀ rọrùn tàbí pé mo máa nílò rẹ̀ fún àkókò pípẹ́. Ṣùgbọ́n mo kì í ṣe mo kì í mo kì í ṣe ẹ mo kì í ṣe ẹ lẹ́rì láì ròyìn mogbà pé mo gbà pé ìrìnàjò àìnílọ́ọ̀ lè fa ìṣòro mi bíi fífi ibi kún tàbí fífi owó dènà ara ẹni. Torí náà mo máa ń ṣe mo máa ń ṣe àárín kí kí ó mo mo máa ńṣe àárín kí ó má pọ̀jù kí ó sì máa ke rẹ jù. Mo tún máa ń ṣe ìyẹ̀wò ìpasẹ̀ mi lọ́wọ́lọ́wọ́. Ó lè jẹ́ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tàbí lẹ́ẹ̀kan lóṣù. Dájú kọ bí ǹkan ṣe rí nígbà. Nígbà yìí ni mo ti ń wo ohun tí ti ń lò yára yára, ohun tí ń pẹ́ àti ohun tí mo rà ṣùgbọ́n tí mi ò lò púpọ̀. Èyí ń kọ́ mi nípa ara mi bí mo ṣe lè lo ǹkan àti bí mo mo lè di ro hò. Nígbà tí owó bá pọ̀, mo tún mọ bí mo ṣe máa ń ṣètò ayẹyẹ àkọ́kọ́. Mo máa ra ohun tó ṣe pàtàkì jù lọ. Mo sì lè dúró díẹ̀ fún ohun tí kì í ṣe dandan.

Ní ọ̀sán, ohun tí mo máa ń jẹ kìí jẹ́ ohun kan ṣoṣo ní gbogbo ọjọ́ ṣùgbọ́n mo ní àṣà tí mo ń tẹ̀lé. Ohun pàtàkì jùlọ fún mi ni pé oúnjẹ ọ̀sán gbọdọ̀ fún mi ní agbára kíì ṣe kó jẹ́ kí n sùn tàbí kó rẹ mí ju. Nítorí náà, mo máa ń yan oúnjẹ tí kò wu–tí kò wúwo ju ṣùgbọ́n tí ó kún fún ǹkan tí ara nílò. Ọ̀pọ̀ ìgbà mo máa ń jẹ ìrẹsì pẹ̀lú ọbẹ̀. Ó lè jẹ ìrẹsì funfun pẹ̀lu ọbẹ̀ ata àti ẹran tàbí ẹja. Nígbà mi mo máa ń yan ìrẹsì jọ̀lọ́fù torí pé ó rọrùn láti jẹ ó sì ń fún ni–ó sì ń fúnmi ní ìtẹ́lọ́rùn. Mi ò máa ń jẹ púpọ̀ gan torí pé mo mọ̀ pé bí mo bá jẹ ju, ara máa ń rẹ̀ mí mo sì bẹ̀rẹ̀ sí ń sùn lẹ́yìn náà. Ni ọjọ́ tí mo bá fẹ́ ǹkan tí kìí wúwo rárá, mo lè jẹ iyán pẹ̀lù ọbẹ̀ ewédú, ilá, tàbí gbẹ̀gìrì. Èyí ń jẹ́ ọ̀kan lára oúnjẹ tí mo fẹ́ràn torí pé ó ń jẹ́ kí ara balẹ̀ kì í sì se kó–kì í sì se kó mi lóró. Mo tún mọ̀ pé oúnjẹ ìbílẹ̀ bí ìta fún ara torí pé ó kún fún ẹ̀rẹ̀ àti ǹkan àdáyébá. Nígbà mí pàápàá jùlọ tí mo bá wà lórí ìrìnàjò tàbí iṣẹ́ pọ̀, mo lè jẹ àmàlà pẹ̀lù ọbẹ̀ ilá tàbí ọbẹ̀ ewédú. Àmàlà kìí gba àkókò púpọ̀ láti jẹ ó sì máa ń mú inú mi dùn torí pé, mo ti mo ti lò ó láti ìgbà kékeré. Ṣùgbọ́n mo máa ń ṣọ́ra kí n má jẹ ju torí pé mo mọ̀ pé ó lè wúwo díẹ̀. Àwọn ọjọ́ kan wà tí mo kàn fẹ́ ǹkan tó rọrùn gan-an. Ni ọjọ́ bẹ́ẹ̀, mo lè jẹ búrẹ́dì pẹ̀lù ẹyin tàbí índómì pẹ̀lù ẹyin àti ẹ̀fọ́ díẹ̀. Èyí sábà máa ń ṣẹlẹ̀ nígbà tí àkókò kò bá pọ̀ tàbí tí mo bá fẹ́ padà sí isẹ́ mi kíákíá. Kì í ṣe pé mo fẹ́ràn Indomie ju pú–gbogbo ǹkan ló sọgbọ́n ó rọrùn ó sì ń gbà ó sì ń gbà mí lá. Nígbà tí mo bá yára, mo tún ní ọjọ́ tí mo fẹ́ jẹ ẹwà pẹ̀lú dòdò. Èyí n jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn gan torí pé ó ń jẹ́ kí n pẹ́ ó sì ń fún mi ní agbára tó pé fún ìyókù ọjọ́. Ẹ̀wà tún jẹ́ kí n–kí n, ẹ̀wà tún jẹ́ kí inú ó ṣiṣẹ́ dáadáa torí náà mo máa ń jẹ ẹ́ ní ìgbà tí mo bá fẹ́ ǹkan tó dára fún ara. Ohun kan tí mo ó–tí mo fi ń seré pẹ̀lú ni mímu omi. Ohun tí mo bá jẹ ní ọ̀sán, mo gbọdọ̀ mu omi pọ̀. Nígbà mi, mo lè mu júùsì díẹ̀ ṣùgbọ́n omi ni mo kà sí pàtàkì jùlọ. Omi ń ràn mí lọ́wọ́ kí n má–kí n má rẹ kí ọpọlọ mi sì lè ṣiṣẹ́ dáadáa. Mo kìí jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lu ìyára jù. Bí àkókò bá gbà mí láàyè, mo fẹ́ jòkó jẹun dáadáa kí n sinmi díẹ̀. Mo ti rí pé bí mo bá jẹun ní ìsinmi, ọpọlọ ara máa ń gbà oúnjẹ dáadáa ju bí mo bá jẹ lọ́nà ìyára àti ìbànújẹ́. Nígbà tí mo bá wà níta tàbí ní isẹ́, mo máa ń yan ibi mó n tí mo mọ̀ pé oúnjẹ wọn tí kò ní fa ìsòro fún mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lọ sí etíkun gan. Etíkun jẹ́ ibi tí ó ń fún mi ní ìtùnú, ọpọlọ àti ìfarabalẹ̀. Ni gbogbo ìgbà tí mo bá lọ sí lọ, ó dájú pé mo máa ń lọ ní àkókò tí kò pọ̀jù kí n lè gbádùn àlàáfíà rẹ̀ láìsí ìdárúdápọ̀ ènìyàn. Nígbà tí mo bá dé etíkun, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti jókòó. Mo máa ń wo omi tí ń sàn, tí iyì omi rọ̀ mí àti ìrọ̀ àti ìwò àwọn igi tó wà ní etíkun. Ìrò omi yìí sábà máa ń tú ìró àkórò nínú ọpọlọ mi, ó sì ń fún mi ní ìsinmi àti àkókò láti ronú dáadáa. Mo máa ń rìn lẹ́gbẹ̀ẹ́ omi pẹ̀lú bàtà tàbí lórí ẹsẹ̀ torí pé rìn lórí etí ju omi máa ń jẹ́ kí ara balẹ̀ ó sì mú agbára mi padà. Mo tún fẹ́ràn láti wọ ohun tí ń wòṣù tàbí ọjọ́ṣílẹ̀ wò ní etíkun. Ìmọ́lẹ̀ orun tí ń ṣọ́rọ̀ sí omi àti àwọn búúlù ní nkọ ìwé kékeré kan tàbí kọ̀m̀pútà alágbèéká mi jáde kí n lè kọ́ ẹ̀kọ́ tuntun. Ṣùgbọ́n ní àkókò yẹn ohun tí mo fẹ́ jù lọ ni ìdákẹ́jẹ́ àti àlàáfíà. Mo tún nífẹ̀ẹ́ sí ìdárayá díẹ̀ ní etíkun. Mo lè ṣàkíyèsí ara mi nígbà tí mo bá ń rìn. Mo tún lè ṣe stretching, jogging tàbí ìkọ̀sẹ̀dá omi tó kere. Etíkun jẹ́ ibi tó péye fún iṣẹ́ àdánidá fún ara àti ọpọlọ pẹ̀lú. Nígbà tí mo bá wà ní etíkun pẹ̀lú àwọn ọ̀rẹ́ tàbí ẹbí, ó ń jẹ́ ibi tí a ti lè bá ara wa ṣòro, kún fún ìrìnàjò kékeré tàbí ṣe ìdárayá pọ̀. Ó tún jẹ́ ibi tí a lè gbádùn ìrìnàjò àwọn ọ̀ràn, fọ́tò, wíwò tàbí ayé àti ìrírí àyíká tó yàtọ̀ sí ti ilé wa. Mo máa ń ranti pẹ́ kí ló lọ sí etíkun kì í ṣe láì pẹ́ torí ìrìnàjò tàbí ìdánilẹ́kọ̀ọ́ ṣùgbọ́n fún ìdákẹ́jẹ́ ọpọlọ ní gbogbo ìgbà tí mo bá pàdé láti etíkun. Mo máa ń rí dájú pé ìrònú mi balẹ̀, ọpọlọ mi sì tún ṣiṣẹ́ dáadáa. Ni àkókò lọ sí etíkun fún mi jẹ́ àkókò ìdákẹ́jẹ́ àti ìmísí, rìn àti ìdárayá kéékèèké, wíwo omi, oòrùn àti àyíká, ayé láti ronú dáadáa tàbí kọ́ ẹ̀kọ́ tuntun, ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀rẹ́ àti ẹbí. Ẹ̀dà etíkun fún mi jẹ́ ibi tí ó ṣe pàtàkì torí pé ó ń tún ara àti ọpọlọ mi ṣe, ó sì ń fún mi ní agbára tuntun láti dojúkọ ọjọ́.

Mo máa ń fọ eyín, eyín lẹ́ẹ̀meji lójoojúmọ́ gẹ́gẹ́ bí àṣà tí mo kọ́ láti ọmọdé. Àkọ́kọ́, àkókò ni mo máa ń fọ eyín ni òwúrọ̀ lẹ́yìn tí mo jí, ṣùgbọ́n ṣáájú kí n tó jẹun ohun kankan. Mo ṣe ní ìtẹ́lọ́rùn kan. Mo ṣèrán latí pé ọ̀rọ̀ ìlera eyín, eyín ṣe pàtàkì fún ìlera gbogbo ara. Ni àkókò tí mo bá ń lo ìgbérí, ọgbọ́n tí ó tọ́ àti toothpaste tí ó ní fluoride kí eyín mi lè máa lágbára sí. Kì í sì bàjẹ́, mo tún máa ń ṣe brushing ní ìmúlò tó pé kí, kíi ṣe lá, láì ròyìn tàbí kí nkan fọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Mo rántí pé bí mo bá fọ́ dáadáa, mo máa ń dáàbò bo eyín mi kúrò nínú ìkòkò àtàwọn àrùn. Àkókò, àkókò, àkókò kejì ni mo máa ń fọ eyín lálẹ́ àtàarọ̀, àtàarọ̀ ṣáájú kí n lọ sùn. Nígbà yìí mo ń tún lo toothpaste tó ní fluoride, mo sì ṣe, mo sì ṣe, ṣe lọ́ra kó má ba eyín àti gum mẹ́ẹ̀tì mi jẹ́. Nígbà tí mo bá fọ eyín ní alẹ́, ó ń jẹ kí n ní ìtẹ́lọ́rùn pé mo ti ṣe ohun tó yẹ kí n ṣe ṣáájú òrun. Torí pé àkókò alẹ́ jẹ́ àkókò tí àrùn lè ní ipa tó pọ̀ lórí eyín. Mo tún rántí pé mo máa ń fọ gumment àti ahan lẹ́ẹ̀kan pẹ̀lú, torí pé ibi yìí sábà máa ń kó àkóràn àti bacteria jù. Iṣẹ́ yìí jẹ́ apá kan pàtàkì nínú ìtọ́jú ìlera ẹnu. Ni gbogbo ọ̀sẹ̀, mo ní àṣà tí mo tẹ̀lé lẹ́ẹ̀meji lójúmọ́ lẹ́yìn tí mo jí àti ṣáájú kí n lọ sùn. Torí pé èyí máa ń jẹ́ kí eyín mi dà, gumment mi sì balẹ̀. Àṣà yìí ti di apá kan ìgbésí ayé mi. Mo mọ̀ pé bí mo bá fi, bí mo bá fẹ eyín tó péye, ó sì kò sí, kò sí ẹlòmíràn tó lè ṣe é fún mi ju bí mo ṣe máa ń ṣe lọ́wọ́ ara mi. Ni kókó tó, tó fọ eyín lẹ́ẹ̀meji lójúmọ́ jẹ́ ohun pàtàkì kan fún mi. Lẹ́yìn tí mo jí ṣáájú kí n tó lọ sùn pẹ̀lú brushing tó pé, toothpaste fluoride àti ìfọ gumment àti ahon, èyí ń jẹ́ kí ìlera ẹnu mi dà. Ó sì ń jẹ́ kí mi ní ìtẹ́lọ́rùn lójoojúmọ́. Toothpaste tí mo máa ń fi fọ eyín mi pé oríṣiríṣi. Mo máa ń lo Extreme, mo máa ń lo toothpaste tí wọ́n ń pè ní Pepsodent, mo sì máa ń lo Colgate tàbí, tàbí toothpaste tí wọ́n ń pè ní OraB. Mo sì ní ǹkan tí mo fi floss eyín mi tí mo bá jẹun tán. Màá ma fi kíníún sí àárín eyín mi kí n yọ àwọn ìdọ̀tí tó wà ní àárín eyín mi kúro Mo sì máa ń lo floss olómi tí màá ma kí bó àwọn àárín, àárín eyín mi kí n lè bà yọ àwọn ìdọ̀tí tó bá wà níbi be ti mo bá ti jẹun tán. Ẹ̀yin n ràn mí lọ́wọ́ kí n tún lè bà mú eyín mi kó rẹwà ki ó sì má má rùn, kó sì má ní ìdọ̀tí nínú.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn, ó sì jẹ́ ajá kékeré tó ti di apá kan pàtàkì nínú ìgbésí ayé mi. Ó wà ní ilé pẹ̀lú mi, kò sì jẹ́ kó dájú pé gbogbo ọjọ́ mi ni ìtẹ́lọ́rùn jẹ. Ẹranko yìí kì í ṣe ǹkan fúnn ìdárayá, ó tún jẹ́ ẹlẹ́dà tó ń fún mi ní ìdákẹ́jì ọpọlọ, ó sì ń jẹ́ kí mi ní ìlera ọpọlọ dáadáa. Ni gbogbo ọjọ́, mo máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú tọ́jú ẹranko mi. Mo máa ń fi omi tútù fún, fún ní oúnjẹ ní àkókò àti ṣe ìtọ́jú ìlera rẹ̀. Mo mọ̀ pé bí ẹranko bá gbẹ́yẹ̀ẹ́, ó máa ń mú ayọ̀ àti ìdánilójú wá sí, sílé. Mo tún máa ń ṣeré pẹ̀lú rẹ̀ ní gbogbo ọ̀nà tó da, bí i rìn, bí i rìn lórí ọgbà tàbí fà bọ́ọ̀lù. Nítorí pé ìdárayá jẹ́ pàtàkì fún, fún rẹ̀ àti fún mi ní ìtẹ́lọ́rùn. Nígbà tí mo bá rí pé ara rẹ̀ kò pé, mo máa ń tọ́jú rẹ̀ pẹ̀lú ìfẹ́. Mo sì lè mú lọ sí dókítà ẹranko. Ẹranko mi jẹ́ ẹni tí mo máa ń bá sọ̀rọ̀ pẹ̀lú ní gbogbo ọjọ́. Ó lè jẹ́ ẹni tí, ó lè jẹ́ ẹni tí kò sọ̀rọ̀ ṣùgbọ́n ìfarabalẹ̀ rẹ̀, ìdákẹ́jẹ́ rẹ̀ àti ìfáradá rẹ̀ fún mi, ọmọ rẹ̀ fún mi máa ń kọ́ mi níṣúrù àti bí a ṣè lè ṣe ìbáṣepọ̀ pẹ̀lú ẹlòmíràn. Ni gbogbo ìgbà tí mo bá ní ìṣòro tàbí ìbànújẹ́, fífi àkókò díẹ̀ pẹ̀lú ẹranko mi máa ń mú kí ọpọlọ mi balẹ̀. Ó dàbí ẹni pé ó mọ ohun tí mò ń wò ó sì ń fún mi ní ìmọ̀lára pé mo ní ẹlẹgbẹ́ tó dájú. Nígbà tí mo bá lọ sí iṣẹ́, nígbà tí mo bá lọ sí ibi iṣẹ́ tàbí ìrìnàjò, mo máa ń jẹ́ kó dájú pé ẹnìkan ló ń tọ́jú ẹranko mi. Mo lè fi ọ̀rẹ́ tàbí ọmọ ẹbí lọ́wọ́ torí pé mo mọ̀ pé àìtọ́jú lè fa ìṣòro fún. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tí mo bá wà nílé, mo máa ń lo àkókò pẹ̀lú rẹ̀, jẹun, rìn, rìn, ṣeré àti ìbáṣepọ̀. Mo tún ní àṣà láti ya àwòrán rẹ̀ tàbí ṣe ìkọ̀wé kékeré, ṣe ìkọ̀wé kékeré nípa ohun tí ó ń ṣe lójoojúmọ́. Iṣẹ́ yìí máa ń fún mi ní ìtẹ́lọ́rùn torí pé ó ń rántí mi pé mo ní ẹranko tó wà níbẹ̀ fún ìfẹ́, ìbáṣepọ̀ àti ìlera ọpọlọ mi. Nígbà tí mo bá ń wò àwọn àwòrán tí ìkọ̀wé yẹn, ó máa ń rán mi lọ́wọ́ láti rántí ìyì tó dára pelú rẹ̀. Kò, kò sì máa jẹ́ kí ìbáṣepọ̀ wa lágbára sí i. Kí í ní kókó nípa ní ẹranko ọ̀sìn, ó ń mú ayọ̀ àti ìtẹ́lọ́rùn wá sí ilé. Mo máa ń tọ́jú rẹ̀ pẹ̀lú oúnjẹ, omi àti ìlera rẹ̀. Mo máa ń, mo máa ń rìn àti ṣeré pẹ̀lú rẹ̀ fún ìdárayá àti ọpọlọ. Ó ń kọ́ mi níṣúrù, ìfarabalẹ̀ àti ìbáṣepọ̀ pẹ̀lú ẹlòmíràn. Ó ń jẹ́ apá kan ìlera ọpọlọ mi àti ìmọ̀lára ìdán, ìdánilójú. Ẹranko ọ̀sìn mi ti di ẹlẹgbẹ́ alá, aláyẹ̀yẹ́ fún mi. Ó ń jẹ́ kóró, ó ń jẹ́ kí ìlẹ́ dùn, ó ń tún ọpọlọ mi ṣe, ó sì ń fún mi ní ìmísí tuntun ní gbogbo ọjọ́. Ó kì í ṣe ohun tó wà fún ìdárayá pátápátá nìkan ṣùgbọ́n fún ìlera ọpọlọ, ìtẹ́lọ́rùn àti ìmọ̀lára ìfẹ́.

Ní gbogbo ọjọ́, mo máa ń fà lẹ́ẹ̀kan tàbí lẹ́ẹ̀mejì, ṣùgbọ́n ó dá lórí àkókò àti ìpinnu iṣẹ́ mi. Ọ̀pọ̀ ìgbà mo máa ń fà ní òwúrọ̀ lẹ́yìn tí mo jí sáájú kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ torí pé ó ń jẹ́ kí ara mi gbóná, kí iṣan àti egungun máa ṣiṣẹ́ dáadáa, mo sì ní agbára fún ọjọ́ tí ń bọ̀. Nígbà mìí n, pàápàá tí mo bá ti ṣiṣẹ́ díẹ̀ tàbí mo bá wà ní ìpínyà iṣẹ́, mo tún máa ń fà ní alẹ́. Nígbà yìí, ó ń jẹ́ kí ara mì tú ẹrù ìbànújẹ́ àti ìmọ̀lára ìṣọ̀rọ̀ tí ó le dennà mi. Fà jẹ́ àṣà pàtàkì fún mi torí pé ó ń fún mi ní ìdákẹ́jẹ́, ó sì ń fún mi-- ó sì ń mú agbára mi padà fún ọjọ́ tí ń bọ̀. Mo máa ń ṣe fà lọ́ra kí iṣan àti egungun má bàjẹ́. Mo sì tún máa ń ṣe stretching díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Èyí ń jẹ́ kí ara mi lè ṣiṣẹ́ púpọ̀ pẹ̀lú ọpọlọ torí pé bí ara kò bá gbóná dáadáa, iṣẹ́ mi kò ní lọ dáadáa. Ni gbogbo ọ̀sẹ̀, mo tún ní àṣà láti rántí ibi tí mo fẹ́ ṣiṣẹ́ ara mi jù lọ. Mo lè farabalẹ̀ ní ọgbà lórí mat, lórí ìtẹ́nì kan ní ilé tàbí kí í ní ibi tí kò ní ariwo. Èyí ń jẹ́ kí ìdáraya mi kó kọ́ mi lórí ọ̀nà, ọ̀nà tó yẹ kó sì má mú agbára mi padà. Ni kókó, mo máa ń fà ní òwúrọ̀ lẹ́yìn tí mo bá jí, ní alẹ́ lẹ́yìn ti iṣẹ́ tàbí ìpínyà pẹ̀lú stretching àti imulo ara tó péye ní ibi tí, ní ibi tó kọ́ ni ariwo torí ìdákẹ́jẹ́ àti ìfọkànsí. Fà jẹ́ pàtàkì fún mi torí pé ó ń tún ìbànújẹ́ kúrò nínú ara, ó sì ń mú agbára ìlera ara mi pọ̀. Torí náà, mo máa ń ṣe lọ́jọ́ júmọ́ tàbí ní ọ̀sẹ̀. Ní àfikún sí àṣà tí mo ti sọ, mo tún ń ní ìlànà pàtàkì tí mo ń tẹ̀lé ní gbogbo ìgbà tí mo bá fẹ́ fà. Ọ̀kan jẹ́ pé mo ń fà lẹ́ẹ̀kan tàbí lẹ́ẹ̀mejì lójúmọ́. Mo tún máa ń ṣọ̀rọ̀ pé gbogbo iṣan àti egungun mi ní agbára tó pé kí n lè yàgò fún ìfarapa àti ìkópa iṣan tó léwu. Ni òwúrọ̀ lẹ́yìn tí mo bá jí, mo máa ń farabalẹ̀ díẹ̀ kí ara mi lè jí pẹ̀lú ìfẹ́ àti ìtọ́jú. Mo máa ń ṣe fà tí ó, tí ó rọrùn fún iṣan ìjìká, ẹjọ́ àti ẹsẹ̀. Ṣùgbọ́n mo tún ń sá ewu gbogbo ara kí gbogbo iṣan lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ọpọlọ. Nígbà tí mo bá ṣe dáadáa, ó ń jẹ́ kí ara mi gbóná, ìjì pàtàkì, ìjì pàtàkì bo ọpọlọ mi sì ń tún bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú agbára. Fà lè jẹ́ ti ìṣẹ́jú márùn-ún sí ìṣẹ́jú mẹ́fà ní òwúrọ̀ dá lórí ìpinnu ara mi àti àkókò tí mo ní ní ọ̀pọ̀ ìgbà. Lẹ́yìn ọjọ́ iṣẹ́, mo máa ń tún ṣe fà lálẹ́ nígbà tí ara, ara ti wọ́pọ̀ nítorí ìpínyà ọjọ́. Nígbà yìí, mo máa ń ṣe stretching pẹ̀lú, stretching pẹ̀lú imulo ìdákẹ́jẹ́ ní ibi tí kò ní ariwo lè jẹ́ àkókò ìsinmi gidi. Mo tún máa ń lo ìtẹ́nì tàbí agbára ọpọlọ láti ṣe àwọn iṣẹ́ tí yóò tún ara mi ṣe fún, fún pé kó lè jẹ́ pé gbogbo iṣan ti ba agbára padà. Mo tún máa ń ní àṣà pé kí n má ṣe àsèjù.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ iborùn ní gbogbo ọjọ́ kí n tó lo iborùn. Mo máa ń ṣe ìyẹ̀wò rẹ̀ dáadáa, ki ì le mọ̀ pé ó mú ó mọ́, kò sì ní àbáwọ̀n tó lè fa ìrora tàbí ìbànújẹ́ sí ara mi. Iṣẹ́ yìí jẹ́ pàtàkì gan-an torí pé iborùn kì í ṣe nǹkan ohun tí mo, mo fi ń sùn, ó tún jẹ́ ìpinnu ìlera ara àti ìtẹ́lọ́rùn ọpọlọ. Ni gbogbo alẹ́ ṣáájú kí n tó lọ sùn, mo máa ń wo ibi tí mo máa ń fi orí mi torí pé mo fẹ́ kó wà ní ipo tó da fún egungun ẹjika, ọ̀pá ẹ̀yìn àti ọpọlọ mi. Mo máa ń ṣe ìyẹ̀wò bí ìbọ̀wọ́ ń ṣe rí tàbí, tàbí tẹ́. Bí ó bá rọrùn, mo máa ń lọ, mo máa ń lọ bí kò bá rọrùn, kò bá rọrùn, mo máa ń ṣètò rẹ̀ kí ó lè dà. Èyí ń jẹ́ kí n lè sùn dáadáa kó sì jẹ́ pé ara mi kò ní bàjẹ́. Ni ọjọ́ tí mo bá ti rí pé ìborùn ti bàjẹ́ tàbí ti so, ti so kùnkùn, mo máa ń, mo máa ń ra tuntun tàbí ṣe àtúnṣe rẹ̀. Mo mọ̀ pé kò dájú pé orí àti ọ̀pá ẹ̀yìn mi wà ní, wà ní ipo tó péé jẹ́ ohun pàtàkì fún ìlera mi. Ìbọ̀wọ́ tó dára máa ń dá, máa ń dákẹ́ ara mi, ó sì ń jẹ́ kí ọrùn mí pé torí náà mo máa ń ní, mo máa ń ṣọ ara gan. Mo tún máa ń ṣe, mo tún ní àṣà pé mo máa ń wọ, mo máa ń wo ọ̀nà tí mo fi ń lo ìbọ̀wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn tí mo bá wẹ. Mo máa ń fi aṣọ ìbọ̀wọ́ tó mọ́ dáadáa kí ń, kí ó sì jẹ́ pé ara mi wà ní ìtura ní gbogbo alẹ́. Nígbà tí mo bá wà níta tàbí ní ilẹ̀, ilẹ̀ ìrìnàjò, mo tún máa ń ṣe ìyẹ̀wò ibi tí mo ti, mo ti máa ń fi orí mi torí pé ìtura jẹ́ pàtàkì fún ìsinmi tó péye. Bákan náà, wọ ìbọ̀wọ́ mi kò kankan jẹ́ iṣẹ́ aláyìnmo kan ṣoṣo ṣùgbọ́n ó jẹ́ àṣà tí mo lè, mo tẹ̀lé lọ́jọ́ọjọ́. Mo mọ̀ pé bí mo bá ń fi orí mi sí ibi tí kò da tàbí ìbọ̀wọ́ tó bàjẹ́ Kò ní jẹ́ kí ọrùn mí pé ó sì lè fa ìrora ẹjika, ọ̀pá ẹ̀yìn tàbí ìrora orí. Torí náà ṣíṣe àyẹ̀wò ìbọ̀wọ́ mi ṣáájú òun jẹ́ ohun pàtàkì gan-an fún ìlera mi. Ni gbogbo alẹ́ ṣáájú kí n tó sùn, mo máa ń fi àkókò díẹ̀ ṣe, ṣe àyẹ̀wò rẹ̀. Mo máa ń fi owó ọwọ́ mi kọjá gbogbo ibi tí mo máa ń fi orí mi mọ́ ṣí má rí dájú pé kò ní àbáwọ̀n tàbí kò ní nǹkan tó lè dí ọrùn mi. Bí mo bá rí pé àbáwọ̀n kan wà tàbí pé ọ̀pọ̀ ìbọ̀wọ́ tó pọ̀ pé mo máa ń ṣètò rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Èyí sábà máa ń jẹ́ pé mo lè sùn láìsí ìdá, ìdàrú, kò sì jẹ́ pé gbogbo egungun mi wà ní ipo tó da. Mo tún máa ń yan ìbò tó yẹ fún iṣẹ́ ara mi. Bí àpẹẹrẹ, mo máa ń yan ìbọ̀wọ́ tó rọrùn, tó ní ẹ̀yà tó yí tí ó ṣe ìrànlọ́wọ́ fún ẹjika àti ọ̀pá ẹ̀yìn tàbí ìbọ̀wọ́ tí ó ní sọ́pọ̀tì fún orí mi. Ìbọ̀wọ́ tó dá máa ń ṣe àfiyèsí gbogbo ìṣẹ̀ mi, ó sì ń jẹ́ kí ń, ó sì ń jẹ́ kí mi lè sùn ní ìmọ̀lára ìtura ní ọjọ́ tí mo bá ní àṣà ìṣe tó pọ̀ tàbí ìpẹ́ ẹ. Ìbọ̀wọ́ mi máa ń jẹ́ bí ibi ìsinmi gidi tí mo lè padà sí láìsí ìdàrú dàpọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó da nígbà tí mo bá ń jẹun torí pé mo mọ̀ pé bí a, bí a ṣe ń jẹun dáadáa àti pẹ̀lú ìtorí máa ń ní ipa tó lágbára lórí ìlera àti ọpọlọ. Ni gbogbo ìgbà tí mo bá jókòó láti jẹ, mo máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ́ kan kó má bàjẹ́ fún ara àti pẹ̀lú ìmọ́lára ìdákẹ́jẹ. Àkókò, mo máa ń fi àkókò, àkọ́kọ́, mo máa ń fi àkókò díẹ̀ jẹun kí n ṣe lá, láàyè wòyin tàbí kí n má jẹ ní ìyàrá. Mo mọ̀ pé bí mo bá jẹun ní ìyàrá, oúnjẹ kò ní túká dáadáa, ó sì le fa ìrora ikùn tàbí ìṣòro àjẹ́. Torí náà, mo máa ń jẹun lẹ́ẹ̀kọ̀ọ́ kan, mo sì máa ń tọ́jú ìwọ̀n oúnjẹ tí mo fi ń jẹ kí ó má bàá, kí ó má bàá àìlera jẹ. Ni ipò ìgbà mo tún máa ń fi ọwọ́, ọwọ́ mi mọ, ọmọ á fọ ọwọ́ mi mọ́ ṣáájú kí n tó jẹun àti ṣe yẹ̀wò pé gbogbo ohun èlò tí mo máa ń fi jẹ wà ní ìtọ́run. Àṣà yìí ń jẹ́ kí gbogbo oúnjẹ jí, oúnjẹ jíjẹ mi mú ìtura àti ìtẹ́lọ́rùn wá sí ara mi torí pé mo, mo kò, mo kọ̀ ní bàjẹ́ tàbí fa ìbànújẹ́ sí ara mi. Nígbà tí mo bá ń jẹun, mo tún ní àṣà pé mi ò ní se ǹkan mi nígbà tí mo bá ń jẹun kó má bà, bá bàjẹ́ fún ìtọ́run oúnjẹ mi. Mo máa ń jókòó kí n dojú kọ oúnjẹ mi kí n sì gbádùn gbogbo iye rẹ̀. Àwọn ìtura adùn tí ìmísí ti oúnjẹ náà ń fún mi, èyí tún ń jẹ́ kí ọpọlọ mi dà dáadáa. Ó sì ń dà, ó sì ń ràn mí lọ́wọ́ láti mọ iye tí mo, iye tí mo, mo lè jẹ. Ni àfikún, mo tún máa ń ṣe àṣà ọgbọ́n ní ọ̀nà tí mò ń máa ń jẹ. Mi ò ní jẹ́ kí ìrora tàbí ìfẹ́kùn fẹ́ mú, mú mi jẹ dù. Mo máa ń jẹ pẹ̀lú ìfọkànsí àti kí n jẹ ohun tí ó wúlò fún ara mi torí pé ìlera jẹ́ pàtàkì. Mo máa ń yan oúnjẹ tó dára fún agbára mi, bó sì lè jẹ ewé ara, ẹja, ìrẹsì tàbí oúnjẹ tó kún fún fáítámì. Ìwà yìí ti di apá kan pàtàkì nínú ìgbésí ayé mi torí pé ó jẹ́ kí ara mi balẹ̀, ó sì ń fún mi ní ìlera àti agbára láti dojúkọ ọjọ́ ní ìmọ́lára eré. Bákan náà, nígbà tí mo bá ń jẹun, mo tún máa ń ṣọ́ra pé mi ò ní fọ́, fọ́fin kọjá àkókò oúnjẹ mi torí pé ìwà yìí ṣe pàtàkì fún ìlera ikùn àti ìdákẹ́jẹ́ ọpọlọ. Mo máa ń gbìmọ̀ ara mi pé kí n jẹun ní àkókò tó dá, kó má bà, kó má bàjẹ́ fún ìsan ẹdọfóò mi. Ó sì ń jẹ́ kí ara mi ní agbára fún iṣẹ́ tí ń bọ̀ lẹ́yìn náà. Ni gbogbo ìgbà, mo máa ń jẹun lẹ́yìn tí mo bá ti múra ara mi dáadáa. Mo tún máa ń fi ọwọ́ mi mọ́, mo sì máa ń ṣètò gbogbo ohun èlò tó wà ní tábìlì oúnjẹ kí gbogbo ohun wà ní ìtọ́jú àti, àti ṣe. Iṣẹ́ yìí ń jẹ́ kí èrè oúnjẹ mi péye torí pé mo mọ̀ pé ohun tí ó mọ́, tí ó rọrùn láti lò àti tí ó wà ní ìtọ́jú máa mú ìmọ́lára ìtẹ́lọ́rùn wá sí mi. Mo tún ní àṣà pé mo, mi ò ní jẹun lẹ́sẹ̀kẹsẹ̀ bí mo bá ń ṣe ń ṣiṣẹ́ tàbí tí mo bá ń ṣe owó fóònù torí pé bẹ́ẹ̀ máa ń fa ìdàmú nínú ara àti ní, àti ìrora ikùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera lójoojúmọ́. Mi ò kan jẹ oun tí ó dùn tàbí tó raye jẹ́ kí inú mi dùn. Mo tún máa ń yan oúnjẹ tó ní gbogbo oun tí ara mi nílò kí ara àti ọpọlọ lè ṣiṣẹ́ dáadáa. Ni gbogbo ọjọ́, mo máa ń jẹ ewé, ẹ̀fọ́, èso, ẹran, ẹja àti àwọn oun mí àtàwọn oun mímu tí kò ní ṣúgà púpọ̀ torí pé wọ́n ń fún mi, wọ́n ń fún ara mi ní vitamin, mineral àti protein tó dáa. Mo tún máa ń ṣe àṣà pínpín oúnjẹ mi dáadáa kí ń má bàjẹ́ fún nǹkan tàbí ìsan. Bí ó ṣe, bí ó ṣe ń jẹun, mo máa ń, mo máa ń ṣe àyẹ̀wò iye tí mò ń jẹ kí oúnjẹ tó wà lórí tábìlì máa bàjẹ́ fún ìlera mi. Èyí tún jẹ́ kí mi, jẹ́ kí mi ní ìmọ̀lára ìtẹ́lọ́rùn pé ara mi gba oun tí ó yẹ fún. Mo tún ranti pé jẹun jíjẹ oúnjẹ tó lérò jẹ́ apá kan ìlera mi gidi torí pé ó ń jẹ́ kí ara mi balẹ̀. E máa ń mu agbára pọ̀ si ítún máa ń-- àti ọpọlọ. Ni gbogbo ọjọ́, mo máa ń ṣe, mo máa ń ṣe àṣà yìí kó lè jẹ́ gbogbo ìgbà tí mo bá jẹun. Ó kàn jẹ́ ìtẹ́lọ́rùn ẹnu nìkan ṣùgbọ́n ó tún ń fún ara mi ní agbára láti, àti ìlera tí ó Bákan náà, ní gbogbo ọjọ́ mo tún máa ń ṣe àṣà pé kí, kí n jẹun, kí n jẹ oúnjẹ tó yá ìlera mi sílẹ̀ torí pé mi ò fẹ́ kọ́, mo fe kó jẹ́ pé arami yóò bàjẹ́ tàbí kò ní àìlera ìgbà pípẹ́. Mo máa ń yan oúnjẹ tí ó dàpọ̀ protein, carbohydrate tí kò ní ṣúgà púpọ̀, ẹ̀fọ́, ewé àti èso torí pé wọ́n máa ń fún ara mi ní agbára. Wọ́n sì ń, wọ́n sì ń ṣiṣẹ́ lórí ìsan, ẹ̀dọ̀fóró àti gbogbo ara mi. Iṣẹ́ yìí tún ń dàpọ̀, dáàbòbò ọpọlọ mi torí pé ọpọlọ fẹ́ nutrient tí ó péye láti ṣiṣẹ́ dáadáa. Mo tún pinnu, mo tún máa ń pín oúnjẹ mi ní àkókò tó péye kí ń má bàjẹ́ fún ikùn tàbí fún ìsan. Bí mo bá ṣe máa ń jẹun pẹ̀lú ìmọ̀lára ìtọ́rùn, ara mi lè tún, lè tún ounjẹ dáadáa ó sì ń jẹ́ kí nutrient wọ ara mi ní ìgbà tí mò yẹ, ní ìgbà tí ó yẹ. Iṣẹ́ yìí tún ń jẹ́ kí ìmọ̀lára ìtẹ́lọ́rùn wá sí mi pé mo ti ń ṣe oun tó yẹ fún ara mi. Ni ọ̀pọ̀ ìgbà, mo tún máa ń ya, mo tún máa ń yan oúnjẹ tí ó ní antioxidant àti fiber torí pé wọ́n máa ń dáàbòbò ara mi kúrò nínú àrùn. Wọn tún ń ṣe, wọ́n tún ń ṣe agbára ètò aìlera àti pé ó mú ìdákẹ́jẹ́ wá sí ọpọlọ. Mo tún máa ń ṣe àṣà pé mi ò ní jẹ oun nìkan tí ó lè fa àìlera ìgbà pípẹ́ bí ṣúgà púpọ̀, epo tó pọ̀ tàbí oúnjẹ tí pọ̀ sí, tí iyọ̀ pọ̀ sí torí pé mo mọ̀ pé àṣà yìí lè fa àìlera ọ̀dọ̀fóró, ikùn àti ọ̀kàn. Mo tún ń fi, mo tún ń fi ìpinnu sílẹ̀ pé mi ò ní jẹ nǹkan tí kò dáa nítorí àìlera bí kò ṣe fún ìṣẹ́ju kékèké láti gbádùn. Mo máa ń jẹ oun tí ó dára, mo sì máa ń kọ́ ara mi pé oúnjẹ jẹ́ apá kan ìlera kó má, kó má kan jẹ́ adùn ẹnu. Iṣẹ́ yìí tún ń jẹ́ kí mi ní ìmọ̀lára, agbára tuntun fún iṣẹ́ ojúmọ́, ìsinmi àti ìfarabalẹ̀ ní gbogbo ọ̀sẹ̀. Mo tún máa ń ṣe àṣà pé mi ò ní fọ́ oúnjẹ tàbí jẹun ní aláìní ìtọ́rùn.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ pẹ̀lú ìtọ́jú ènìyàn, ìlànà kedere àti àpẹrẹ rere, kì í ṣe pẹ̀lú ìbínú tàbí fífa ara ẹni hàn gẹ́gẹ́ gẹ́gẹ́ bí olórí alásè nìkan. Ìgbà, ìgbà, ìgbàgbọ́ mi ni pé bí ó bá fẹ́ kí ènìyàn ṣiṣẹ́ dáadáa, o gbọdọ̀ kọ́kọ́ tẹ́, tẹ́, tẹ́tí sí wọn, lóye, lóye wọn kí o sì fi ìtẹ́ lọ́wọ́ han. Àkọ́kọ́ ohun tí mo máa ń ṣe ni pé mo máa ń ṣàlàyé iṣẹ́ kedere. Mi ò fẹ́ kí òṣìṣẹ́ kan máa ṣiṣẹ́ ní ìdàrúdàpọ̀ tàbí lábẹ́ àfojúsùn tí kò yẹ. Ni, èyí ni gbogbo ìbẹ̀rẹ̀ iṣẹ́ mo máa ń sọ ohun tí a fẹ́ ṣe, ìdí tí a fi ń ṣe àti ohun tí mo n retí lọ́dọ̀ ẹni kankan. Nígbà tí ẹ̀yàn bá mọ ohun tí a ń retí lọ́dọ̀ rẹ̀, iṣẹ́ máa ń rọrùn ṣíṣe, àìsí sì máa ń dínkù. Ẹ̀kejì, mo máa ń fi àpẹẹrẹ hàn. Bí mo jẹ́ olórí tí yóò pàṣẹ nìkan kí, kí òṣìṣẹ́ ṣiṣẹ́ tèmi, kí òṣìṣẹ́ ṣiṣẹ́ tí èmi fún rà mí kò ṣe ní hàn pé mo mọ iṣẹ́ tàbí pé mo ṣetán láti ṣe iṣẹ́. Bí iṣẹ́ bá nira, mo lè wúlò, mo lè kópa kí wọ́n lè rí pé olórí wa náà ń ṣiṣẹ́ pọ̀ mọ́ wa. Èyí máa ń mú ìbáṣepọ̀ dáa, ó sì ń mú ìgbóra, ìbò, ìgbóra wá láìsí fífi ìpalù. Mo tún máa ń tètè ṣe àwọn òṣìṣẹ́ mi dáadáa. Nígbà tí, nígbà tí wọ́n bá ní ìṣòro, èrò tútù tàbí ẹ̀dùn ọkàn, mi ò kó wọn sílẹ̀. Mo máa ń gbọ́, mo máa ń gbọ́ wọn, mo máa ń ní, mo máa ń bi ìbéèrè mo sì máa ń gbìmọ̀ pẹ̀lú wọn láti rí ojútùú, ojútùú. Ọ̀pọ̀ ìgbà mo ti rí pé àwọn òṣìṣẹ́ mọ ojútùú ju olórí lọ torí pé wọ́n, wọ́n lọ́wa nínú iṣẹ́, iṣẹ́ lójoojúmọ́. Nípa ìṣàkóso, iṣẹ́ àti ìwà, mo máa ń jẹ́ olóòótọ́ ṣùgbọ́n oní ìtọ́jú. Bí ẹni kan bá ṣe àṣìṣe, mi ò ní kí, mi ò ní kígbe tàbí tijú ẹ̀ níwájú àwọn mi. Mo máa ń pè é lóòótọ́. Mo máa ń ṣàlàyé ohun tí kò tọ́, ìdí tí kò fi dá àti ohun tí a lè ṣe láti tún un ṣe. Ṣùgbọ́n bí ẹni bá ń tún àṣìṣe kan ṣe lẹ́ẹ̀kan sí, mo máa ń fi ìlànà hàn kedere torí pé ìbáṣepọ̀ rere kò túnmọ̀ sí àìní ìlànà. Mo tún gbà pé ẹ̀yìn, ẹ̀yìn tí i mú kẹ̀lé ṣe pàtàkì gan. Nígbà tí òṣìṣẹ́ kan bá ṣe dáadáa, mo máa ń yìn ni kó jẹ́, mo máa ń nì ni kó jẹ́ ni ọ̀rọ̀ ní ìfọwọ́sowọ́pọ̀ tàbí ní ìtọ́wọ̀ gbá gan gba, gbangba. Èyí ń fẹ mọ̀ pé a rí ìpáṣẹ rẹ̀, a sì mọ ìyè rẹ̀. Èyí, èyí kékeré lè mú ìtura, ìtara pọ̀ ju owó lọ ní ọ̀pọ̀, ọ̀pọ̀ ìgbà. Nípa pínpín iṣẹ́, mo máa ń yan ẹni tó yẹ fún iṣẹ́ tó yẹ. Mò ń fi gbogbo iṣẹ́ lé ẹni, ẹni kan tàbí fi iṣẹ́ kó bá agbára ẹni, ẹni múlẹ̀. Mo máa ń wo agbára ìrírí àti ìfẹ́ òṣìṣẹ́ kí n lè pín iṣẹ́ ní ọ̀nà tó máa jẹ́ kí gbogbo ènìyàn ṣiṣẹ́ dáadáa kò sì má, kò sì má ń ṣe fún ìbànújẹ́ tàbí ìrora ọpọlọ. Mo tún jẹ́ olórí tó, tí kò fẹ́ ìjà ẹnu ẹgbẹ bí aláyan jiyan.

Mo máa ń mú àwọn ẹ̀rọ tuntun wá nípa fífi ọpọlọ sí, sí, tẹ́tí sí ènìyàn àti fífi ara mi sínú ìmọ̀ tuntun lójoojúmọ́. Mi ò dúró de ẹ̀rọ tuntun láti ṣubú láti ọ̀run, mò ń ṣàyèdá a fún, fún kí ó lè wá. Àkókò mi mó máa ń tẹ́tí sí àwọn ènìyàn tó yí mi ká. Ọ̀pọ̀ ẹ̀rọ tuntun kì í wá láti ọ̀dọ̀ olórí nìkan, wọ́n máa sábà máa ń wá láti ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́, ọ̀rẹ́ tàbí àwọn oníbàárà. Nígbà tí mo bá ń gbọ́ ìṣòro tí wọ́n ń ko, ìṣòro tí wọ́n ń kojú, ohun tí wọ́n ronú pé a lè ṣe dá, dáa ju, mo máa ń rí ẹ̀rọ tuntun nínú rẹ̀. Torí náà, mo máa ń pe ẹnu ẹni kan, mo, mo mọ̀ jẹ́ kí ènìyàn sọ̀rọ̀. Èkejì, mo máa ń ka, mo máa ń ka àwọn àti kọ́ ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀. Mo ka ìwé, mo ka àpe, àpélékọ́, mo ka, mo wo àwọn ìtàn ìṣe àwọn ẹ̀mí, mo sì máa ń kẹ́kọ̀ọ́ bí àwọn iṣẹ́ í ṣe tàbí ènìyàn ṣe ń ṣe é yanjú ìṣòro. Kò sí pé màá dá oko wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe rí, ṣùgbọ́n mo máa ń gba ìmísí àti òdo, ọ̀, mo máa ń gba ìmísí látọ̀dọ̀ wọn, mo sì máa ń yí padà sí ohun tó bá àyíká àti àfojúsùn mímu. Mo tún máa ń bèèrè ìbéèrè púpọ̀ bí nǹkan ba rí báyìí. Mo máa ń bèèrè pé ṣé a lè ṣe é lọ́nà mi? Kí ló dé tí a fi ń ṣe é báyìí? Kí ni yóò ṣẹlẹ̀ tí a bá yí ọ̀nà yìí padà? Ìbéèrè wọ̀nyí ló sábà máa ń ṣí ilẹkùn sí ẹ̀rọ tuntun torí pé wọ́n ń fọ àṣà àtijọ́ tí a ti faramọ́ ní ọ̀pọ̀ ìgbà. Mo tún máa ń yára, mo tún máa ń yára mi ní sílẹ̀ fún ìròyìn inú ara nígbà tí mo bá wà ní ìdákẹ́jì bí mo, bí mò ń ṣe ń rìn sí mi tàbí ronú lọ́tọ̀. Ọpọlọ mi máa ń ṣiṣẹ́ dáadáa. Ọ̀pọ̀ èrò tuntun tí mo ti rí wá sí mi ní ìgbà tí mò ń fi a lé, lé lórí ṣùgbọ́n tí mò ń jẹ́ kí ọpọlọ mi rí, kí í rí lọ́fẹ̀ẹ́. Mo tún gbá, gbà pé àṣìṣe kì í ṣe ọ̀tá ẹrú tuntun. Mo ń gbà pé ara mi àti àwọn ẹ̀mí láyé láti dá nǹkan tuntun wọ̀ kódà bí ó bá jẹ́ pé ó kò ṣe é ṣe dáadáa níbẹ̀. Nígbà tí a bá ń gbìyànjú tí a bá ń ṣiṣẹ́ sí àṣìṣe, a máa ń kọ́ ẹ̀kọ́ nínú rẹ̀. Ẹ̀rọ tuntun mí, mìíràn máa ń jáde láti inú ìrírí yẹn. Nípa iṣẹ́ ìgbé, mo máa ń ṣàkóso ìpàdé ẹ̀rọ níbi tí gbogbo ènìyàn ti lè sọ èrò rẹ̀ láìbẹru pé a máa dá ẹ lẹ́bi. Ni bí mi, mo máa ń gba gbogbo èrò tó da, tó bu tàbí tó dàbí ẹni pé kò ṣe é ṣe torí pé nígbà mí èrò kan tí ó dàbí ẹni pé kò ní ṣe é ṣe ni yó yọrí sí ẹ̀rò, èrò tó dá gan-an. Ni kókó bí mo ṣe máa ń mú ẹ̀rọ, èrò tuntun mi wá ni pé mò ń tẹ́tí sí ẹ̀yan dáadáa, mò ń kà, mò ń kà wo àti kọ́ ẹ̀kọ́ lọ́dọọdún. Mo tún ń bèrè ìbéèrè ẹni tó ń ṣe, tó ń ṣí ọpọlọ. Mo gba àkókò ìdákẹ́jì fún ìròyìn ní inú ara. Mi ò bẹru àṣìṣe. Mo kà á sí ẹ̀kọ́. Mo ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹ̀mí láti ṣẹ̀dá, ṣẹ̀dá èrò. Mo ń yí ìwọ àwọn mi padà sí ohun tó bá àyíká mímu fún mi. Ẹ̀rọ tuntun kì í ṣe ohun ìyanu.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn gan. Kò sì, kò sí iye méjì nípa rẹ̀. Àlọ́ apanilẹ́rìn-ín jẹ́ apá kan pàtàkì nínú bí mò ń ṣe ń sinmi, bí mò ń ṣe ń tún èrò ọpọlọ kúrò lórí ara mi àti bí mò ń ṣe ń wo ayé ní ojú rere. Kò kàn jẹ́ pé wọ́n mú mi rẹ́rìn, wọ́n tún ń kọ́ mi ní ọ̀nà tí mo lè fi ojú, tí mo lè fi kọju ìṣòro láì jẹ́ kí inú mi bàjẹ́ ní ibẹ̀rẹ̀. Ohun tí mo fẹ́ràn jùlọ nípa àlọ́ apanilẹ́rìn ni pé wọ́n ń dín ìkanra àti ìpayà kù. Nígbà tí iṣẹ́ bá pọ̀ tí ọpọlọ bá ti kún fún ìṣòro, àlọ́ kan tó dá lé, tó dá lé yí ìmọ́lára yìí padà lẹ́sẹ̀kẹsẹ̀. Eré rírí yẹn kéékèèké kan lè jẹ́ kí, kí n tún rí agbára, kí n sì tún dojú kọ ohun tí mò ń ṣe pẹ̀lú ìtara tuntun. Ó dàbí òògùn, ṣùgbọ́n òògùn tí kò ní àbájáde búburú. Mo tún fẹ́ràn àlọ́ apanilẹ́rìn torí pé ọ̀pọ̀ nínú wọn ti, nínú wọn ti, ọ̀pọ̀ nínú wọn ó ti tó ayé nínú. Bí ó ti lè jẹ́ pé wọ́n jẹ́ apanilẹ́rìn, wọ́n sábà máa ń sọ̀rọ̀ nípa ìgbésí ayé gidi, iṣẹ́, ìbáṣepọ̀, ìṣòro owó. Owó, ìṣàkóso ènìyàn. Ṣùgbọ́n wọ́n ń ṣe ẹni, wọ́n ń ṣe é ní ọ̀nà tí kì í ṣe, kì í ṣe kí kú rán. Nígbà mí, mo máa ń rẹ́rìn ní, mo máa ń rẹ́rìn ní, mo sì máa ń rònú pé èyí jẹ́ gangan bí ǹkan ṣe rí torí pé mo ti rí irú ìriri bee rí. Nípa irú àlọ́ tí mo fẹ́ràn, mo máa ń yan àlọ́ tí kò kún fún ìbínú tàbí ẹ̀gàn. Mo fẹ́ràn apanilẹ́rìn-ín tí ó mọ́ ọgbọ́n ṣọ́nà, tí ó ń lo ọgbọ́n ọ̀rọ̀ ẹlẹ́rìn-ín tàbí àpẹẹrẹ ayé tí, tí, àti àpẹẹrẹ ayé láti jẹ́ kó rẹ́rìn-ín. Àlọ́ tí kò, tí ó kan, àlọ́ tí ó kan ta ènìyàn jẹ tàbí dín ẹlòmíì kú kì í dùn mí. Fún mi, apanilẹ́rìn-ín tó dáa ni ẹni tí ó le jẹ́ kó rẹ́rìn-ín ní, kó rẹ́rìn-ín láìpa ìbá wọn àti ìtọ́hu ènìyàn wọn. Mo tún rí pé àlọ́ apanilẹ́rìn-ín ràn mí lọ́wọ́ nípa ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn. Nígbà tí mo bá wà pẹ̀lú ọ̀rẹ́ àbí tàbí àwọn alábàáṣè, àlọ́ kan lè fọ, lè fọ ìdákẹ́jẹ́, lè mú kí gbogbo ènìyàn túra, kí ìbànújẹ́ kúrò nínú ìbànújẹ́. Ó ń jẹ́ kí ìjíròrò rọrùn ó sì ń jẹ́ kí ènìyàn sùn mọ́ ara wọn ní gbogbo ìgbà. Ní gbogbo ìgbà tún máa ń lo àlọ́ apanilẹ́rìn-ín gẹ́gẹ́ bí ọ̀nà ìkọ́ni. Nípa àlọ́, o lè kọ́ ènìyàn ní nǹkan kan láì jẹ́ pé ò ń kọ́ ọ ní lórí tàbí fi ara, ara ga. Àlọ́ tó dáa lè fi ìkọ́ni kan sínú ẹ̀rín, ẹni tí ń gbọ̀ á sì gbà á láìmọ̀ pé a ti kọ́ ọ ní ẹ̀kọ́ kan. Èyí ni mo fi ka apanilẹ́rìn-ín sí ọgbọ́n, kì í ṣe ìṣeré asán. Mo tún fà, mo tún fẹ́ràn pé àlọ́ apanilẹ́rìn-ín fi èrè tí hàn kó dáa. Nígbà, nígbà tí àlọ́ bá ń sọ̀rọ̀ nípa ìṣòro, ó sábà máa ń fi hàn pé ayé kì í pẹ́ ní ìbànújẹ́, pé a tún lè rí ẹ̀rín nínú ohun tí ń dùn wa. Èyí jẹ́ kí, kí n máa wo ayé pẹ̀lú ojú tí, tí kún fún ìrètí, kì í ṣe pé gbo.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù. Kì í ṣe nítorí pé ẹnikẹ́ni ń fi mí lórí, ṣùgbọ́n torí pé mo ti rí i pé jíjí ní kùtùkùtù jẹ́ kí ọjọ́ mi lọ dáadáa fún mi ní ìdàkejì àti jẹ́ kí ń ṣàkóso ara mi dáadáa ní gbogbo ọjọ́. Mo máa ń jí kí ayé tó kún fún ariwo. Àkókò yẹn ni mò ń fẹ́ràn jùlọ torí pé ohun gbogbo máa ń balẹ̀, kò sí ìpẹ́yà, kò sí ìpinnu tó lé mi kiri, ọpọlọ mi máa ń mọ ara, ara mi sì, ara mi sì máa ń tutù. Ní àkókò yẹn ni mo máa ń ronú dáadáa nípa ọjọ́ tí ń bọ̀, ohun tí mo fẹ́ ṣe àti bí mo ṣe lè ṣètò ara mi kí ń máa bà á jẹ lọ́jọ́ náà. Jíjí ní kùtùkùtù tuń jẹ́ kí n ní àkókò fún ara mi. Mo lè wẹ̀ láìsí ìyára, mo lè jókòó díẹ̀, mo lè gbádùn tàbí mo lè gbadura tàbí ronú. Mo sì lè múra sílẹ̀ fún ọjọ́ láìsí ìrọra ọpọlọ. Kò sí, kò sí ohun tí mo kò rí yá ju jíjẹ, jíjí pẹ́ lọ tí mo sì ń sáré kiri tí gbogbo nǹkan sì ń dàbí ẹni pé mo ti pẹ́ tán. Nígbà tí mo bá jí ní kùtùkùtù, ìmọ̀lára yẹn kì í sì nípa iṣẹ́. Jíjí ní kùtùkùtù fún mi ní àǹfààní púpọ̀. Mo lè bẹ̀rẹ̀ iṣẹ́ mi pẹ̀lú ọpọlọ tí ó, tó tutù. Mo lè ṣe àwọn iṣẹ́ pàtàkì sáájú kí í, kí kì í pẹ́. Ìfaransẹ́ àti ìdá idarudàpọ̀ ọjọ́ bẹ́ẹ̀. Ọ̀pọ̀ ìgbà ohun tí mo bá ń ṣe ní, ní owuro yẹn máa ń pinnu bí gbogbo ọjọ́ ṣe rí. Bí òwuro bá da, ọjọ́ sábà máa ń dà eyii Èyí kì í ṣe pé mo, mo kì í rí i ní ọjọ́ kan tí ara, ara bá rẹ̀ gan. Mo lè jí jẹ́ diẹ̀ pẹ́ ju ìgbà míì lọ. Ṣùgbọ́n ní ìlànà, mo ti kọ, mo ti kọ ara mi pé jíjí kùtùkùtù jẹ́ àṣà tí, tí ń ṣe, tí ń ṣe mí lórí. Kò ṣe mí ní ìka, kò ṣe mí ní ìkara, ń ṣe mí ní ìtẹ́lọ́rùn. Mo mọ ìgbà tí mo, mo yẹ kí ń sùn torí pé jíjí ní kùtùkùtù túmọ̀ sí pé mo gbọdọ̀ tún sùn ní àkókò tó péye. Mo tun rí pé jíjí ní kùtùkùtù ń nípa lórí ìwà mi àti ìbáṣepọ̀ mi pẹ̀lú ènìyàn. Nígbà tí mo bá ti bẹ̀rẹ̀ ọjọ́ mi dáadáa, mi ò ronú láti bínú, mi ò ronú láti dààmú, mo sì le, mo sì le bá ènìyàn sọ̀rọ̀ pẹ̀lú itu i pelu ìtùnú. Ọ̀pọ̀ ọpọlọ tí kò, tí kò tí ì rẹ́ni mò ń lò láti dojúkọ ayé kì í ṣe ọpọlọ tí ìyá, ọpọlọ tí ìyàrá àti ìpẹ̀yà tí, àti ìpẹ̀yà ti kùn ní kókó. Jíjí ní kùtùkùtù ń fún mi ìtumọ̀ sí, ìtumọ̀ sí mò ń ṣàkóso ọjọ́ mi dáadáa. Mo ní àkókò fún ara mi sáájú ariwo ayé. Nítorí náà bẹ́ẹ̀, nítorí náà bẹ́ẹ̀ ni mò ń jẹ́ ẹni tí ó máa ń jí ní kùtùkùtù torí pé mo ti mọ pa àṣà yìí fún mi ní ìlera, ìṣàkóso àti ọjọ́ tó dára jù jẹ́ jíjí pẹ̀lú.

Mo máa ń ṣe àkójọ fún ìrìnàjò pẹ̀lú ìlànà kédere, ìròyìn ṣáájú àti ìṣètò tó dá lórí irú ìrìnàjò tí mo fẹ́ lọ. Mi ò fẹ́ dé ibi kan kí n bẹ̀rẹ̀ sí n rántí pé mo gbàgbé èyí tàbí kí ló dé tí mi ò mú èyí, torí náà mo máa ń múra ara mi dáadáa kí ìrìnàjò má bàjẹ́. Àkókò ohun tí, àkókò ohun tí mo máa ń ṣe ni pé mò ń mọ ìdí ìrìnàjò náà dáadáa. Sé ìrìnàjò iṣẹ́ ni, ìrìnàjò ìsinmi ni tàbí ìrìnàjò pulù ẹbí. Ìdí ìrìnàjò máa ń pinnu ohun tí mo gbọdọ̀ kó. Bí ó bá jẹ́ ìrìnàjò iṣẹ́, mo máa fojú kó aṣọ ìgbádùn púpọ̀, mo sì máa kó ohun tó máa bá isẹ́ mu. Bí ó bá jẹ́ ìsinmi, mo máa ṣètò aṣọ ìtura àti nǹkan tí yóò jẹ́ kí n ní ìsinmi dáadáa. Lẹ́yìn náà, mo máa ṣe àkójọ sílẹ̀ ní ìkàsí tàbí lórí fóònù. Mo máa ń pín, mo máa ń pín àkójọ yìí sí àpá kan, àpá kan kí ó rọrùn. Aṣọ, ọjọ́, alẹ́ àti àsìkò pàtàkì, bàtà tí, bàtà àti ohun ẹ̀so, ohun ìtọ́jú ara, àwọn ǹkan ìṣe, àwọn ǹkan iṣẹ́ kọ̀m̀pútà ṣájà ìwé, fáìlì, àwọn ìwé pàtàkì, ID, tíkẹ̀ẹ̀tì àti káàdì, oúnjẹ kéékèèké tàbí omi bí ó bá yẹ. Mo tún máa ń wo ibi tí mò ń lọ àti ojú ọjọ́ rẹ̀. Bí ó, bí mo bá, bá, bí mo bá mọ̀ pé ibi náà tutù ní tàbí gbónájú, mo gbónájú, mo máa ń yí àkókò mi padà. Èyí máa ń jẹ́ kí mi máa kó aṣọ tí kò ní, tí kò nílò tàbí máa gbàgbé aṣọ pàtàkì kan ní ọjọ́ kan tàbí méjì ṣáájú ìrìnàjò. Mo máa ń, ṣáájú ìrìnàjò, mo máa ń tún àkójọ náà wò lẹ́ẹ̀kan si. Nígbà yẹn, mo máa mọ̀, mo máa bẹ̀rẹ̀ sí ní kọ́ ǹkan díẹ̀ díẹ̀. Yí ṣẹ ní ojo ìrìnàjò gángan ni màá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pé ni mo fẹ́ máa kọ́ ǹkan. Èyí ń dí ìpè yà kí ń kún torí pé mi ò ní sáré kiri nígbà tí ó kẹ́yìn. Nípa bí mo ṣe ń kọ́ ǹkan sínú àpò, mo máa ń kọ́ ọ pẹ̀lú ọgbọ́n. Mo máa ń yí aṣọ ra ká dípò kí n tán, kí n tán kí àpò má, má bàjẹ́ kí ó sì gba ààyè díẹ̀. Mo máa ń fi ǹkan tó wúlò sí ìsàlẹ̀ àpò kí ǹkan, kí ǹkan rọrùn wá lò ó ké ohun tí mo lè nílò lẹ́sẹ̀kẹsẹ̀ bíi ṣájà ìwé ìdánimọ̀ tàbí owó mo máa ń fi sí ibi tí mo lè rí yára yára. Mo tún máa ń ṣe àkójọ ǹkan tí mi, mi ò gbọdọ̀ gbàgbé rárá. Ìwọ̀n yìí ni mò ń ṣe ìyàwó lẹ́ẹ̀méjì ṣáájú kí n, kí, kí n pa àpò fóònù àti ṣájà, owó àti ATM kaàdì ID tàbí pàsípọ́ọtù, tíkẹ̀ẹ̀tì tàbí ìmúlẹ̀ ìrìnàjò, kọ̀m̀pútà tàbí ǹkan iṣẹ́ pàtàkì ní kókó. Bí mo ṣe máa ń ṣe àkójọ fún ìrìnàjò ni pé mo mọ ìdí ìrìnàjò dáadáa, mò ń kọ àkójọ sílẹ̀ kí sì rántí àwọn àkójọ mi dáadáa ṣáájú kí ìrìnàjò tó bẹ̀rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá ọjọ́, ó sì jẹ́ apá kan tí mò ń ṣe pàtàkì gan nínú ilẹ̀, nínú ilé mi torí pé ibí ni mò ń tí ń bẹ̀rẹ̀ ọjọ́ mi tí mò sì tún máa ń parí ọjọ́ mi. Àgbàlá ọjọ́ kì í ṣe ibi tí àkan, àkan ń gbé nǹkan fún mi, ó jẹ́ ibi ìsinmi, ọpọlọ, ibi ìmọ́tótó àti ibi tí mò ń tí ń tún ara mi ṣe. Àgbàlá ọjọ́ mi kó ò tóbi jù ṣùgbọ́n ó da, ó sì mọ́ gan-an. Mo fẹ́ kí o mọ, ó máa mọ̀ torí pé mo gbà pé ibi tí ẹ̀yẹn tí ń gbẹ gbọdọ̀ jẹ́ ibi tó mọ́ jù púpọ̀ nínú ilẹ̀ lọ. Ilé rẹ kì í san, mo sì rí i dájú pé omi kì í dúró síbẹ̀. Mo máa ń fọ́ ọ mọ́ lẹ́ẹ̀kan síì kí ì ṣe pé kì í, kì í, kì yóò dọ̀tí kí n tó rantì. Nínú àgbàlá ọjọ́ náà ò fà, ò ń fà omi ni, ni mò ń lò jùlọ. Mo fẹ́ran rẹ̀ torí pé ó yàrá, ó sì ń jẹ́ kí rí ìtura lẹ́sẹ̀kẹsẹ̀. Nígbà tí mo bá parí pé mò ń rẹ gan paápa lẹ́yìn ọjọ́ iṣẹ́ tí tó gún, mo máa ń jẹ́ kí omi tútù dà á só mi lórí. Ó sì dá sí mi lára díẹ̀ kí ara àti ọpọlọ lè tù. Ìgbà yẹn ni mò ń máa ń rántí púpọ̀ nǹkan, mo sì tún máa ń ní, mo sì tún máa ń ṣe àfọ̀ mọ́ ara ọpọlọ mi. Mo tún ní bóòṣì, ṣọ́ọ̀bù, ṣampú àti sponge tí mò ń, tí ó yàtọ̀ fún ara mi. Mi ò fẹ́ kí nǹkan wẹ́wẹ́ tún káàkiri torí náà mò ní ibi tí mò ń tí, mò ń tí ń pa ọ̀kan sí. Mo gbà pé bí nǹkan bá wà níbi tó yẹ, ìgbésáyé máa ń rọrùn ju. Mi ò kíì fẹ́ wí kí n bẹ̀rẹ̀ sí, kí n bẹ̀rẹ̀ sí ní wá ǹkan káàkiri. Àgbàlá ọjọ́ mi tún ní ilé ìgbéyà. Ilé ìgbéyà mò sì ń, mò sì ń bójú tó, mò sì ń bójú tó dáadáa. Mo máa ń fọ, mo máa ń fọ dáadáa. Mo sì máa ń lo ohun ìmọ́tótó toyẹ torí pé ìlera bẹ̀rẹ̀ láti ibi bẹ̀. Mi ò fẹ́ kí ibi yìí jẹ́ ibi tí ẹ̀yàn máa ń kó, kó èèra láti wọ̀. Mo fẹ́ kó jẹ́ ibi tó rọrùn tí èèyàn lè wọ̀ nígbà gbogbo. Kó sì tún jẹ́, mi ò, mi ò, mo máa ń fi fèrèsé yìí bò, mo máa ń fi fèrèsé yìí bí ó bá ṣiṣẹ́ tàbí lo ohun tí yóò jẹ́ kí afẹ́fẹ́ máa wọlé. Nígbà mi mò tún máa ń lo tùwàré díẹ̀ kí ì ṣe pé kó gbóná jù ṣùgbọ́n kó kún fún, ní òórùn dídùn díẹ̀ fún mi. Àgbàlá ọjọ́ jẹ́ ibi ìtẹ́lọ́rùn ara àti ọpọlọ, àti ọpọlọ ní òwúrọ̀ nígbà tí mo bá wọ̀, mo máa ń mu ara mi sí ọjọ́ sílẹ̀. Ìdí nìyí tí mò ń fi ń kì í ṣe àgbàlá ọjọ́ ló, ló, ló, lọ́ri, ní kòkò. Bẹ́ẹ̀ ni mò ń ní àgbàlá ọjọ́, mò sì ń lò ó dáadáa. Ó mọ́, ó sì tọ́, ó sì ń ràn mí lọ́wọ́ láti bojútó ìlera ara mi dáadáa.

Mo máa ń gba ìyìn tára pẹ̀lú ìwé lẹ́ àti ọpẹ́. Nígbà tí, nígbà tí ẹnìkan bá yìn mí, mo máa ń ṣẹ́yìn tàbí sọ pé kò sí nǹkan torí mo mọ̀ pé ìyìn jẹ́ àbájáde iṣẹ́ tí mo ṣe dáadáa. Mo kàn máa ń dúpẹ́, mo sì ń jẹ́ kí ẹni tó sọ mọ̀ pé mo mọ̀, mo mọ ìyì ọ̀rọ̀ gaan. Ní ti inú mi, mo máa ń lo ìyìn gẹ́gẹ́ bí ìmú lọ́orukọ́ pé mo wà lórí ọ̀nà tó da. Ó ń fún mi ní ìtara láti tẹ̀síwájú, kí iṣẹ́ láti, kí i ṣe láti sinmi. Mi ò jẹ́ kí ìyìn wọ orí mi. Mo rántí pé ohun tí mo ṣe dáadáa lónìí le tún nílò àtúnṣe lọ́la. Mo tún máa ń pín iyí tí mo bá gbà bí iṣẹ́ bá jẹ́ ti àjọṣe. Mo, mo, mi ò, mi ò gbàgbọ́ ògo fún ara mi. Mo máa ń dárukò àwọn tí wọ́n ṣe ìpinnu tàbí ṣe àfikún torí mo mọ̀ pé kò sí àṣeyọrí tí ẹnìkankan ṣoṣo lè gbà. Nígbà mi mo máa ń wò, mo máa ń wò yìí bí ọ̀nà ìkan tí mọ ohun tí mò ń ṣe tó dáa gan-an kí n lè tún, kí n lè tún ṣe dáadáa si lóju, lọ́jọ́ iwájú. Mo gbà pé pẹ̀lú ayọ̀, ṣùgbọ́n mo dúró lórí ilẹ̀, mo sì ń jẹ́ kí iyi jẹ́ ohun tí ń kọ́ mi, kí n ṣe ohun tó ń yí mi padà. Mo máa ń gba ìyìn ní ìmúra sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àti ní ìwà pẹ̀lẹ́. Nígbà tí ǹkan bá ye mi, mo kọ́kọ́ jẹ́ kí ara mi balẹ̀ nítorí mi ò fẹ́ kí ìyìn jẹ́ ohun tí yóò mú kí, kí n di ẹni tí kì í fẹ́, tí kì í fẹ́ ti sí, tí kì í fetí sí ẹlòmíràn mọ́. Mo mọ̀ pé ìyìn kì í ṣe ǹkan tí gbogbo ènìyàn máa ń sọ torí náà tí mo bá gbà á, mo gbà á gẹ́gẹ́ bí ìdánimọ̀ pé ìṣà, ìṣépá mi rí ẹni kan. Mo máa ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń yìn mí lọ́nà kedere kì í ṣe dúpẹ́ àsán. Mo lè sọ pé mo mọ ìyì ẹ̀ gan tàbí ọ̀rọ̀ yìí ṣe mí sí mi lọ́kàn balẹ̀. Èyí ń jẹ́ kí ẹni tó ń yìn mí mọ̀ pé mo gbọ́, mo sì ka ọ̀rọ̀ rẹ̀ sí ohun pàtàkì. Mi ò fẹ́ kí èyí dàbí ohun tí mo gbà lọ́fẹ̀ẹ́. Ti, ní ti ìmọ́lára yìí, ìyìn máa ń mú ìgboyà mi pọ̀ sí, pàápàá tí mo bá ti ṣiṣẹ́ takuntakun. Nígbà mi èyí máa ń rẹ, èyí máa ń rẹ ó sì lè bu bẹ̀rù pé boya ohun tí òun ṣe ṣe kò tó ǹkan. Nígbà tí èyí bá dé, ó máa ń jẹ́ bí ìtílẹ́yìn pé màá lọ síwájú, ó sì ń dá, ó sì ń dá, ó ń ṣe dáadáa. Ṣùgbọ́n mo ń ṣọ́ra kí ìgboyà yìí má bàá lọ sí ìgbéraga. Mo tún máa ń lo, mo tún máa ń lo yìn, mo tún máa ń lo ìyìn gẹ́gẹ́ bí ààyè, àyẹ̀wò ara mi. Mo máa ń ronú pé kín, kíni gan-gan tí mo fẹ́ tí wọ́n ò fi yìn mí. Ìbéèrè yìí má ń ràn mí lọ́wọ́ láti mọ agbára mi kì n sì mọ ibi tí mò lè tún fi agbára mi yàn hán sí. Nípa bẹ́ẹ̀, ìyìn kì í dúró níbi ayọ̀ nìkan, ó díẹ̀, ó dì ẹ̀kọ́ fún mi.

Bẹ́ẹ̀ni, mò máa ń ṣiṣẹ́ ju wákàtí iṣẹ́ bó ṣe wà lọ, ṣùgbọ́n kì í ṣe lójoojúmọ́, kì í sì í ṣe lálai ní idí tó da. Mo ka iṣẹ́ ju wákàtí lọ gẹ́gẹ́ bí àfikún ìṣá po kí iṣẹ́ ìlànà ẹgbẹ́ ayé ní ọjọ́ tí iṣẹ́ bá pọ̀ àti àkókò sì bá kù díẹ̀, mò lè fi ara mi si kí n parí ohun tí mò bẹ̀rẹ̀ dáadáa ju kí n fi í sílẹ̀ lọ pẹ̀lú ìbànújẹ́ ọ̀pọ̀lọpọ̀ lọ. Ní ti irú iṣẹ́ tí mò ń ṣe, àwọn àkókò kan wà tí ìpinnu tàbí ìsọ̀rọ̀ pàtàkì ló yọ tí yóò sì ń lo àkókò mi ju bó ṣe yẹ lọ. Ni irú àkókò bí ì, mò ń ka wákàtí mò ń ka àbájáde, mò fẹ́ kí ohun tí mò ń ṣe péye, ó sì jẹ́ ǹkan tí mò lè dúró lé lọ́lá láìní ìbànújẹ́ kí ló lè dé tí mò fi túbọ̀ tún ṣàtúnṣe. Ṣùgbọ́n mò tún mọ̀ pé ara ẹni ènìyàn ní ààlà, mò ti kọ́ láti ríi pé ṣíṣẹ́ gún àgàgà lọ láìsími máa ń dín ìmọ̀ wa sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ku sì, ó sì lè mú kí ènìyàn má ṣe àṣìṣe. Torí náà, mò ń bá iṣẹ́, mò máa ń dúró ṣiṣẹ́ ju wákàtí lọ ní ìgbà mií kí n lè bá a mọ̀ ẹ ṣe ìwádìí lórí àwọn ǹkan kan tí mò bá nílò kí mò mọ̀ nípa iṣẹ́. Mò tún gbìmọ̀ pẹ̀lú ara mi pé kí iṣẹ́ má bàá jẹ́ ìgbẹ́ ayé ara ẹni. Ìdílé, ìsinmi, ìlera àti àkókò ara ẹni ṣe pàtàkì gan-an. Torí náà, mi ò fẹ́ di ẹni tí gbogbo ìgbà ayé rẹ̀ jẹ́ iṣẹ́ nìkan. Nígbà tí mò bá rí pé iṣẹ́ ń bẹ̀rẹ̀ sí í gba gbogbo àkókò mi, mò máa ń dúró, mò tún máa ń ṣe àtúnṣe ètò mi ní ọ̀nà imi ṣíṣí ju wákàtí tó tún ti kọ́ mi ìṣètò àkókò dáadáa. Mò ti mọ̀ wipé bí mò bá ṣètò iṣẹ́ mi dáadáa ní ọ̀sán, mò lè yàwò fún pípẹ́ sílẹ̀ ní alẹ́. Torí náà, mò ń ṣiṣẹ́ takuntakun lórí ṣètò ìpín ṣẹ́ àti fífi ohun tó ṣe pàtàkì síwájú ju gbogbo ǹkan lọ nípa yii. Bẹ́ẹ̀ni, mò lè ṣiṣẹ́ ju wákàtí lọ ṣùgbọ́n kì í ṣe láìní ìmúlò, láìní ìṣàkóso tàbí láìní iràntí ara mi fún mi. Ìṣẹ́ ju wákàtí tó yẹ kí ó jẹ́ ohun tí a ń ṣe nígbà díẹ̀ fún ìdí tó da, kì í ṣe ohun tí yóò di àṣà tí ń pa ara ẹni run. Bẹ́ẹ̀ni, mò tún lè fi ìtàn, mò tún mọ̀ pé ṣíṣe ju wákàtí lọ nípa owó ọ̀pọ̀lọ àti ara máa ń fa ìrora tàbí àìlera tí kò yẹ. Torí náà, mò máa ń jẹ́ kí iṣẹ́ ju wákàtí tó jẹ́ iṣẹ́ ìṣọrà kí kì í ṣe àṣà ṣáájú kí n fi ara si. Mò máa ń bẹ̀rẹ̀ sí í ṣe àyẹ̀wò ìlera ara mi. Bóyá mò ti sùn tó, bóyá mò ti jẹ́un dáadáa, bóyá ara mi ó wá ní ipò tó da. Nígbà tí gbogbo ǹkan bá dáa, mò lè ṣiṣẹ́ díẹ̀ sí láìní ìbànújẹ́ ọ̀pọ̀lọ tàbí ara.

Fún mi, ọjọ́ tí mo fẹ́ràn jù lọ nínú ọ̀ṣẹ̀ ni ọjọ́ ẹtì. Kò sí iye méjì nínú rẹ̀ torí ọjọ́ ẹtì jẹ́ ọjọ́ tí mo máa ń parí ọ̀sẹ̀ isẹ́ pẹ̀lú ìtẹ́lọ́rùn ìsimi tó fe, tó farabẹ́ẹra àti ìrètí fún ọjọ́ ìparí ọ̀ṣẹ̀. Ni ọjọ́ ẹtì, mi ò ní ìbànújẹ́ pé ọ̀sẹ̀ náà ń kún fún isẹ́ dípò mo máa ń rí pé ohun tí mò ń se dáadáa jẹ́ ìkíkún, ó jẹ́ ǹkan dáadáa àti pé mo lè gba àkókò fún ara mi lẹ́yìn gbogbo ìsápá. Ni ọjọ́ ẹtì, mo tún fẹ́ràn bí àwọn ènìyàn ṣe ń tura ọ́fíìsì tàbí isẹ́ n lọ díẹ̀, kò ju bó ti lọ láàárín ọ̀sẹ̀. Àwọn ọ̀rẹ́ àti ẹbí máa ń ṣètò ìpàdé díẹ̀ àti ìmọ̀lára ìsimi ń bá láàárín gbogbo ayé. Mo máa ń rí ìtara láti parí isẹ́ pẹ̀lú àyàyọ́, mo sì máa ń sètò àwọn ohun tí mo fẹ́ se ní ọjọ́ ìparí ọ̀sẹ̀ bí i rìnrìn-àjò kékeré, wíwo fíìmù tàbí pẹ̀lú ẹbí. Ohun tí mo tún fẹ́ràn ní ọjọ́ ẹtì ni pé ó jẹ́ ọjọ́ ìmúlo orúkọ àti ìfọ̀kànbalẹ̀ ọpọlọ. Ni gbogbo ọ̀sẹ̀ mo ti sisẹ́ takuntakun, mo ti fọkàn tán isẹ́ sí sùgbọ́n ní ọjọ́ ẹtì, mo máa ń gba àkókò láti tún ara mi ṣe ronú dáadáa kí n sì múra fún ọjọ́ ìparí ọ̀sẹ̀ pẹ̀lú ìtara tuntun. Nígbà mí, mo máa ń se àtúnyẹ̀wò ohun tí mo ti se lónìí, ohun tí mo ohun tí mo ti kọ̀ àti ohun tí mo fẹ́ se lọ́la torí pé ọjọ́ ẹtì jẹ́ àkókò ìmọ̀lára àtọ̀kànwá. Bẹ́ẹ̀ ni, ọjọ́ ẹtì jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn jù lọ nítorí pé ní ó dá mi láàmú ó sì jẹ́ kó rọrùn fún mi láti fi ìpinnu dáadáa sílẹ̀ fún ọjọ́ ìparí ọ̀sẹ̀. Ó jẹ́ ọjọ́ tí ó ní ìtẹ́lọ́rùn ìsimi tó yẹ àti ìrètí fún ọjọ́ tuntun. Fún mi, kò sí ọjọ́ mi tó lè kọjá ọjọ́ ẹtì ní ìtara àti ìmọ̀lára rẹ̀ tí mo rí nínú rẹ̀. Ni ọjọ́ ẹtì, mo tún fẹ́ràn bí àwọn ètò àdúgbò àti ìbáṣepọ̀ ṣe máa ń rọrùn. Ọ̀pọ̀ ènìyàn ní ọ́fíìsì tàbí ní ilé iṣẹ́ máa ń parí iṣẹ́ ní kùtùkùtù. Àwọn ọ̀rẹ́ àti ẹbí máa ń sètò ìpàdé aláyọ̀ àti àwọn ibi ìtura bíi kàfé, àkànse, ibi ọ̀fẹ́ tàbí ibi ìtura ní etíkun máa ń dàbọ̀ bo àwọn tí wọ́n wà ìsimi jẹ. Èyí máa ń mú kí ọjọ́ ẹtì yàtọ̀ sí gbogbo ọjọ́ mi torí pé gbogbo ayé ní ìtara àti ìdáhùn rere, kò sí ìbànújẹ́ àti ìpẹ́yà. Bí mo ṣe fẹ́ràn ọjọ́ ẹtì ni pé ó jẹ́ ọjọ́ ìmọ̀lára ìsètò ọjọ́ ìparí ọ̀sẹ̀. Mo máa ń lo ọjọ́ yìí láti ṣètò ohun tí mò ń fẹ́ se ní Sátidé àti Sọ́ńdè kí n lè ní ìsimi gidi, ṣàkóso ìdílé mi àti ní ìtara tó péye. Mo tún máa ń lọ àkókò yìí láti se àtúnyẹ̀wò ohun tí kò lọ se tí kò kọjá kí n lè túnbọ̀ dáa sí. Kì í se fún ìdí pé mo fẹ́ fi ara hàn ṣùgbọ́n fún ìdí pé mo fẹ́ jẹ́ ẹni tó dàgbà lọ́nà tó tọ́.

Mo máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú ètò, ètò kúnra ìbáṣepọ̀ tí mo tó mọ̀ àti ìfarabalẹ̀. Nígbàtí mo bá ń bá oníbàárà sọ̀rọ̀, mo kọ ara mi sílẹ̀, mo sì gbìmọ̀ láti gbọ́ ohun tí wọ́n fẹ́ sọ gan-an, kí kì í ṣe láti dáhùn kí ni kankan ṣáájú kí, kí n kọ́kọ́ mọ ohun tí wọ́n ń sọ. Ẹ̀kọ́ tó ṣe pàtàkì ni pé bí gbọ́ dáadáa ni bó ti sí, ni bó ti ń, ìbáṣepọ̀ réré. Mo má ń béèrè ìbáṣepọ̀, bẹ̀rẹ̀ ìbáṣepọ̀ pẹ̀lú ìtẹ́lọ́rùn àti ìwà pẹ̀lẹ́. Mo má ń kọ èmi, ẹ́n, oníbàárà sílẹ̀ kí n, kí wọ́n le ní ìtara láti sọ ohun tí wọ́n fẹ́. Mi ò ní dákẹ́ tàbí kí n fojú kó, kọ torí mo mọ̀ pé bí wọ́n bá rí i pé mo nífẹ̀ẹ́ wọn, wọ́n máa sọ ohun tí wọ́n fẹ́ dáadáa. Nígbà tí mo bá ń dáhùn, mo ń lo ọ̀rọ̀ tó mọ́, tó dáa lórí ìbáṣepọ̀ àti ìmúlò. Mi ò ṣi, mi ò ṣe àṣìṣe láti sọ ǹkan tí mò kọ mọ̀ tàbí tí kò tọ́. Mo má ń dáhùn pẹ̀lú ìtẹ́lọ́rùn pé ohun tí mò ń sọ jẹ́ dájú bí ìbéèrè bá yẹ mí. Mo má ń bẹ̀ẹ̀ láti mọ ohun tí tó dájú ṣáájú kí n dáhùn torí mo fẹ́ kí oníbàárà rí i pé mò ṣe gbẹ, mò ṣe, mo ṣí gbẹ́kẹ̀lé. Mo tún ṣàkóso ìwà mi àti ìmọ́lára mi kó yẹ, kó yẹ kí, kó kò yẹ kí ìbànújẹ́ tàbí ìbínú kó pa lórí ọ̀rọ̀ tí mò ń sọ torí pé ìmọ́lára rere ni kókó fún ìbáṣepọ̀ rere. Mo má ń dá àkókò sílẹ̀ láti ní ìfarabalẹ̀ ní gbogbo ìpinnu kí oníbàárà sì, sì lè rí i pé mò wà ní ojú wọn pẹ̀lú ìmọ́lára rere. Ní ti ìpinnu, mo mọ́, mo má ń já, mo má ń jẹ dáadáa, sọ, sọ́ra àti ṣètò gbogbo ohun tí mò ń sọ. Mi ò fẹ́ kí oníbàárà jẹ́ kó hàn pé mò dáhùn láìró tàbí pé ohun tí mò ń sọ jẹ́ àṣìṣe. Nígbà mí mo tún má ń rò pẹ̀lú ara mi ṣáájú kí n sọ kí n lè dáhùn ní ọ̀nà tó dá jù lọ fún gbogbo ẹgbẹ́ ní kókó. Bí mò ṣe má ń bá oníbàárà sọ̀rọ̀ pé mò má ń gbọ́, mò má ń gbọ́ wọn dáadáa kí n lè mọ ohun tí wọ́n fẹ́ gan-an. Mo má ń sọ̀rọ̀ pẹ̀lú ìwà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ láti ìtẹ́lọ́rùn. Mo má ń dáhùn pẹ̀lú ìmọ́lára rere àti ìbá, ìfarabalẹ̀. Mo má ń ṣàkóso ìmọ́lára mi kó má ba, kó má ba nípa lórí ìbáṣepọ̀. Mo má ń ṣe àkóso ohun tí mò ń sọ kó jẹ́ pé ó tó dájú àti pé oníbàárà lè gbẹ́kẹ̀lé mi, fún mi. Ìbáṣepọ̀ pẹ̀lú oníbàárà jẹ́ ọ̀nà láti kọ́ gbẹ́kẹ̀lé, láti dá wọn lójú àti láti fi ìmú lóró kọ ẹsìn tó dáa níbi. Níbẹ̀ ni pé gbogbo ẹni tó bá wà síwájú mi yóò ní ìtara láti bá mi ṣiṣẹ́. Nígbà tí oníbàárà bá síwájú mi, mo kọ́kọ́ jẹ́ kí ara mi balẹ̀ pẹ̀lú ìtẹ́lọ́rùn. Mi ò fẹ́ kí wọ́n rí i pé mo yára tàbí pé mi ò ní àkókò fún wọn. Mo fẹ́ kí wọn mọ̀ pé ohun tí wọ́n ò ṣe pàtàkì, nítorí ná mo máa dojúkọ wọ́n pẹ̀lú ojú mo sì fẹ́ èmi ìfara balẹ̀ la. Lẹ́sẹ̀kẹsẹ̀, wọn má ń gbìmọ̀ láti gbọ́ ohun tí wọ́n fẹ́ sọ gangan kí, kí n ṣe, kí n ṣe láti dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ tàbí láti fi ara hàn pé mo mọ ohun gbogbo. Mi ò ní dákẹ́ tàbí dáhùn, dáhùn lọ́, lọ́fọn. Mo ní láti mọ ohun tí wọ́n sọ kí n dáhùn, kí ìdáhùn mi lè jẹ́ kẹ́dẹ́re àti tó péye.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast lẹ́sẹ̀kẹsẹ̀, ṣùgbọ́n miò ṣe mio sé láìsètò fún mi. Gbigbọ́ podcast jẹ́ ọ̀nà kan láti kọ́ ẹ̀kọ́ tuntun, láti ní ìtara àti láti tún ara mi sílẹ̀ nígbà tí mon bá fẹ́ sinmi. Ni gbogbo ọjọ́ tàbí ọ̀sẹ̀, mo máa ń yan podcast tó yẹ fún àkókò yìí bíi iṣẹ́, ìdàgbàsókè ara ẹni, ìtàn ìṣèlú, ìmọ̀ ọjà tàbí orin àti àṣà. Nígbà tí mo bá gbọ́ podcast, mo máa ń bọ̀wọ̀ fún oníṣẹ́ rẹ̀, mo sì gbìmọ̀ láti mọ ohun tí wọ́n ngbọ́ gẹ́gẹ́ bí ìmúlára rẹ̀ ṣe jẹ́. Mi ò gbọ́ ǹkan láì wò, mo máa ń kọ ohun tó dá mi lójú kí n lè lọ ní ọjọ́ iwájú. Fún àpẹẹrẹ, tí podcast bá jẹ́ nípa ìṣètò àkókò, mo ma n mo máa ńkọ àwọn ọgbọ́n tuntun kí n lè fi ṣe àtúnṣe ètò ìṣètò mi. Mo tún ngbọ́ podcast lákòókò àti nígbà ìsinmi. Ni ákòókò iṣẹ́, mo lè gbọ́ nígbà tí mo bá ń ṣe iṣẹ́ tí kò ní ìrònú. Nígbà ìsinmi tàbí ìrìnàjò, mo máa ń gbọ́ ní fífi ara mi sílẹ̀ kí ìmúlára mi lè tú, mo sì lè kọ́ ẹ̀kọ́ tuntun nínú rẹ̀. Ní ti ìmúlára, gbígbọ́ podcast fún mi jẹ́ ọ̀nà láti tú ara mi sílẹ̀ kíǹ sí ní ìtara tuntun. Ó ń mú kó rọrùn fún mi láti yọ ìbànújẹ́ ọpọlọ tàbí ìrora ọjọ́. Mo tún lè fi ìmọ̀ tó wúlò tí mo ti kọ́ sí ìtẹ̀síwájú iṣẹ́ àti ìgbé ayé mi. Ní kókó, gbígbọ́ podcast jẹ́ ọ̀nà ìdánilẹ́kọ̀ọ́ ìsinmi ọpọlọ àti ìtara. Mo yan àwọn tó ṣe pàtàkì fún mi. Mo gbọ́ pẹ̀lú ìmolára àti ọpọlọ, mo sì máa ń lo ohun tí mo kọ́ láti dára sí nínú iṣẹ́ mi àti ìgbé ayé mi. Fún mi, gbígbọ́ podcast jẹ́ ọ̀nà pàtàkì láti tún ọpọlọ mi ṣe àti láti kọ́ ẹ̀kọ́ tuntun. Mi máa ń gbọ́ podcast níkan láti fi kó, kọ́kọ́ jẹ́ pé mo fẹ́ fi ṣe, ṣùgbọ́n mo máa ń yan àwọn tó ní ìtàn tó ní ìmúlára ẹ̀kọ́ tàbí ọgbọ́n tuntun tó lè ràn mí lọ́wọ́. Ni gbogbo ọ̀sẹ̀, mo máa ń ṣètò àkókò tí mo lè fi gbọ́ bí mo ṣe ń rìn ìrìnàjò lọ sí ibi iṣẹ́, àkókò tí mo nwà ní ọkọ̀ tàbí ní àkókò ìsinmi lẹ́yìn ọ̀sẹ̀ iṣẹ́. Nígbà tí mo bá gbọ́ podcast, mo máa ń gbọ́ pẹ̀lú ìtọ́ ìtúnkùra àti ìfarabalẹ̀. Mo jẹ́ ohun tí a ń sọ kó já ló láì wò. Mo máa ń ṣe àfihàn pé mo gbọ́ torí pé ohun tí a sọ lè ní ìmúlára tó jínlẹ̀ fún mi. Tí podcast bá jẹ́ nípa ìdàgbàsókè ara ẹni tàbí ọgbọ́n ìṣe, mo máa ń kọ́ àwọn ọgbọ́n tuntun tí mo lè fi ṣe àtúnṣe ìṣe mi tàbí ìṣètò ọjọ́. Bí i tó bá jẹ́ ìtàn mo le, mo máa ń jẹ́ kó ní ìmúlára gidi fún mi kí n lè tún ìrora ọjọ́ lọ́kàn mi, mo sì lè ní ìtara tuntun. Mo tún máa ń ya àkókò láti ṣe àfihàn ohun tí mo gbọ́ fún àpẹẹrẹ mo lè ṣe àtúnyẹ̀wò ohun tí mo kọ́ ní notebook tàbí lo àwọn ọgbọ́n tuntun tó wúlò fún ìgbé ayé mi.

Fún mi, irú aṣọ tí mo fẹ́ràn jù lọ jẹ́ aṣọ tó rọrùn, tó wúlò àti tó ní ìtùnú. Kì í ṣe pé mo kàn fẹ́ kó dáa lójú ṣùgbọ́n pé, pé mo fẹ́ kó dá mi láà, mo fẹ́ kó dá mi láàmú àti kí n lè ṣiṣẹ́ tàbí lọ níbi gbogbo lọ lọ́rọ̀ ráárẹ láì ní ìṣoro. Mo fẹ́ràn aṣọ tó mọ́, tó mọ́ra àti tó jẹ́ pé mo lè darapọ̀ pẹ̀lú irú ayẹyẹ tàbí àkókò kan, ibi yìí, aṣọ, aṣọ iṣẹ́, aṣọ ìsinmi tàbí aṣọ àjọyọ̀. Nígbà tí mo bá lọ síbi iṣẹ́, mo máa ń yan aṣọ tó pé, tó mọ́ àti tó ṣètò dáadáa torí pé ó jẹ́ kí oníbàárà àti ẹlẹgbẹ́ mi rí pé mo ní ìwà tó da àti pé mo ṣètò ara mi dáadáa. Fún àpẹẹrẹ, mo lè wọ ṣẹ́ẹ̀tì tó mọ́, ṣẹ́ẹ̀tì kéékèè, kéékèèké tàbí síníkàṣì tó rọrùn tí mo lè ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ ní ti ìsinmi tàbí ọjọ́ ìgbáyọ̀ ọ̀sẹ̀. Mo fẹ́ràn aṣọ tó fẹ́ẹ́ rọrùn, tó ní ìtùnú àti tó wúlò fún ìrìnàjò tàbí ìrìnàjò kéékèèké bíi tíṣẹ̀tì tó rọrùn, sweatpants tàbí aṣọ etíkun tó rọrùn kí n lè, kí n lè lọ sí etíkun, rìn lórí òpópónà tàbí jókòó láti sinmi pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́. Mo tún fẹ́ràn aṣọ tó ní àkúnyà àtọkànwá, aṣọ tí ó jẹ́ pé mo lè darapọ̀ pẹ̀lú ẹwà mi ṣùgbọ́n kì í ṣe aṣọ tí o ni ó níra láti wọ tàbí láti fi dá iṣẹ́ lórí. Mo fẹ́ kí aṣọ mi jẹ́ àfihàn ìwà mi, àkóso ara mi àti ìmú lórukọ mi ṣùgbọ́n kì í, kì í ṣe ohun tí ń fa ìṣòro tàbí ìbànújẹ́. Kí ni, ni akọkọ aṣọ tí mo fẹ́ràn ni tó rọrùn àti tó tó ní ìtùnú, tó wúlò fún iṣẹ́, ìsinmi àti àjọyọ̀, tó mọ tó mọ́ àti tó ṣètò dáadáa, tó fi ìwà mi hàn ṣùgbọ́n kò fi, kò fi ha ìṣòro, tí ó ní ikúnyà àtọkànwá, kó lè jẹ́ pé mo wà ní ìta àti ìtẹ́lọ́rùn. Ní ìparí, aṣọ tí mo fẹ́ràn jù lọ kì í ṣe pé ó dáa lójú nìkan, ó jẹ́ ọ̀nà láti ní ìtùnú, láti ṣiṣẹ́ dáadáa àti láti tú ara mi sílẹ̀ ní gbogbo àkókò. Mo bá ń yan aṣọ mi pẹ̀lú ìmọ̀lára pé ó yẹ fún ibí yìí fún ibi Ti mo fẹ́ ni àti bí mo fẹ́ ṣe fẹ́ kí ènìyàn rí mi fún àpẹẹrẹ, tí mo bá ń lọ sí, tí mo bá ń lọ sí ìpàdé, màá máa wọ súùtù káwọn ènìyàn lè rí pé ní ọ èèyàn gidi ni, èèyàn ẹni yì fún mi ní ìtara àti ìtẹ́lọ́rùn. Fún mi, aṣọ jẹ́ àfikún ìlera ọpọ, ọpọlọ àti ara torí pé bí mo bá wà ní ìta, mo máa ń ṣiṣẹ́ dáadáa, mo sì máa ń ní ìfarabalẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde rí, ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Fún mi, lílọ òde jẹ́ ọ̀nà kan láti ṣe ìrìnàjò láti sinmi àti láti ní ìtara tuntun, ni àti láti bá àwọn ènìyàn pàdé. Nígbà tí mo bá lọ sóde, mo máa ń fẹ́ rọrùn sáṣíkò ara mi àti jẹ́ kí ìmọ̀lára mi tún. Ní ìgbà ìsinmi tàbí ìrírí ìrìnàjò pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́, sóde jẹ́ ibi tí mo lè fi ara mi sílẹ̀ kí n sì gbádùn ìsinmi. Mo fẹ́ràn ìlọ̀ sóde torí pé ó ń fún ni lákòókò ìsinmi tó jinlẹ̀. Ó ń jẹ́ ibi tí mo lè rántí ǹkan, kan àwọn ìrírí àti kọ́ ẹ̀kọ́ tuntun. Ó tún jẹ́ ibi tí mo lè lọ rìn tàbí jókòó láti tún ọpọlọ mi. Nígbà tí mo bá lọ sóde, mo máa ń ṣètò ohun tí mo fẹ́ ṣe bí i ìrìn lórí òpópónà, ṣe fọ́tò òwò odò tàbí gbọ́ ohun. Ohun orin tí ó rọrùn. Mo tún fẹ́ràn sóde torí pé ó jẹ́ ibi tí ẹbí àti ọ̀rẹ́ lè bá mi darapọ̀ láti gbádùn ìsinmi pẹ̀lú ìtara àti ayọ̀. Sóde fún mi jẹ́ ọ̀nà ìsinmi àti ìdánilẹ́kọ̀ọ́. Ní gbogbo ìgbà tí mo bá wà níbẹ̀, mo máa ń ní ìtara tuntun, mo sì máa ń tún ìmọ̀lára mi sílẹ̀ láti fi ara mi síta fún iṣẹ́ àti ìgbésẹ̀ ọjọ́ iwájú. Nípa rí, mo ti lọ sóde rí ó sì jẹ́ ibi tí mo lè gbádùn ìsinmi, kọ́ ẹ̀kọ́ tuntun, tún ara mi sílẹ̀ àti ní ìtara fún ọjọ́ iwájú. Sóde jẹ́ ibi tí mo má ń lọ, tí mo bá fẹ́ sinmi gan àti láti rí ìtara rere ní ọpọlọ àti ara taba n. Nígbà tí mo bá lọ sóde, mo máa ń ṣètò ìrìnàjò mi dáadáa ṣáájú. Kò ṣe pé mo kán lọ láì wò. Mo máa mọ ohun tí mo fẹ́ ṣe níbẹ̀ tí mo bá fẹ́ lọ àti bí mo bá fẹ́ ṣe kọ́ ìrírí náà. Fún àpẹẹrẹ, tí mo bá ń lọ sóde ní àkókò ìsinmi, mo máa ń yan ibi tí ó dáke tí mo rí, tí omi rẹ̀ mọ́ àti àyíká rẹ̀ dùn fún ìsinmi ọpọlọ. Mo tún máa ń yan aṣọ tó rọrùn tí kò ní fi ìfápa sílẹ̀ kí n lè rìn kiri, jókòó tàbí ṣe àwọn iṣẹ́ tí mo fẹ́. Nígbà tí mo bá wà ní sóde, mo máa ń fẹ́ràn kó gbogbo ohun ṣe ní ìtara láì ṣe àfiyèsí ìbànújẹ́ tàbí ìpẹ̀yà. Mo máa ń rìn lórí òpópónà sóde, wọ̀n omi, gbogbo ohun ẹ̀yẹ àti igi tàbí jókòó láti ro ọ̀rọ̀ tó wúlò fún mi. Ohun tó ṣe pàtàkì ni pé mo máa ń lo àkókò yìí láti tún ọpọlọ mi ṣe, dá ara mi lórí àti kí ìtara tuntun wọ́lé sí ọkàn mi. Ní ìparí, ìrírí mi ní sóde jẹ́ àkókò ìsinmi tó jinlẹ̀, ìmọ̀lára rere, ìdánilẹ́kọ̀ọ́ àti ìtara tuntun. Mo máa ń lo àkókò yìí ní sóde láti tún ara mi sílẹ̀, dá ọpọlọ mi lórí ní ìtara àti kọ́ ẹ̀kọ́ tuntun. Ó jẹ́ ibi tí mo ní ìtara láti ṣiṣẹ́, láti sinmi àti láti ní ìmọ̀lára rere ní gbogbo ìgbésẹ̀ tí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìwọ̀n ohun ọ̀ọ̀rùn tó yẹ. Kì í ṣe pé mo fẹ́ kí ó gbóná jù, ṣùgbọ́n pé mo fẹ́ kí àyíká jẹ́ ìtùnú, kó sì tún ọpọlọ mi sílẹ̀ fún mi. Òrun jẹ́ ooru, òòrùn ni òòrùn lè jẹ́ ọ̀nà láti ní ìtara láti sinmi àti láti gbádùn ayé. Nígbà tí ọ̀ọ̀rùn bá wà, ó máa ń ní ìfarabalẹ̀ àti ìmúlò orúkọ rere. Mo fẹ́ràn ọ̀ọ̀rùn tí ó kún, tí ó ń kùrá, tí kò fa ìróra tàbí ìbànújẹ́. Gẹ́gẹ́ bí ọ̀ọ̀rùn ti ọjọ́ pẹ̀lú ìtùnú tí ó jẹ́ pé mo lè jókòó, rìn tàbí ṣiṣẹ́ mi láì ní ìṣòro. Òòrùn yìí tún máa ń jẹ́ kí ara mi àti ọpọlọ mi rọrùn, mo sì máa ń ní ìtara láti ṣe ohun tí mo fẹ́ ní ti ìṣẹ̀lẹ̀ ọ̀ọ̀rùn. Òòrùn lè jẹ́ àyíká ìsinmi tó dára. Bí mo bá wà ní àyíká tí ó gbóná jẹ, mo lè tún ọpọlọ mi sílẹ̀, gbọ́ orin kì í sì wo àwọn ohun tó wúlò fún mi. Mo fẹ́ràn ọ̀ọ̀rùn tí ó ní ìtùnú gan, torí pé ó máa ń jẹ́ kí ìtara mi pọ̀ síi, ó sì máa ń gbádùn ìsinmi gidi. Mo tún fẹ́ràn ọ̀ọ̀rùn nígbà tí mo bá wà ní àyíká ìrìnàjò bí i sóde tàbí etíkun. Torí pé ọ̀ọ̀rùn jẹ́ kí ohun gbogbo dàbí pé ó wà ní ìtara. Omi máa ń tún àti ayé náà dùn. Òòrùn yìí ń fún mi ní ìmọ́lára ayọ̀ àti ìtara tuntun. Ní kókó, ọ̀ọ̀rùn tí mo fẹ́ràn jù lọ jẹ́ tó tú ara mi sílẹ̀ àti kó ọpọlọ mi rọrùn, tó wúlò fún ìsinmi, iṣẹ́ àti ìrìnàjò, tó jẹ́ ìtara tuntun àti ìmọ́lára rere tó kún fún ìtùnú àti ìfarabalẹ̀. Ní ìparí, mo fẹ́ràn ọ̀ọ̀rùn torí pé ó jẹ́ ọ̀nà láti gbádùn ìsinmi, láti ní ìtara àti láti tú ara mi sílẹ̀. Kò ṣe jẹ́ pé gbogbo ọjọ́ àti gbogbo ìrírí mi ní ìmọ́lára tó dára gan fún mi. Òòrùn jẹ́ àfihàn ìtùnú àti ìtara. Kì í ṣe pé mo fẹ́ kó gbóná jù, ṣùgbọ́n pé mo fẹ́ kí ayé jẹ́ ìtùnú fún ara àti ọpọlọ mi. Nígbà tí mo bá wà ní ibi tí ọ̀ọ̀rùn bá wà dáadáa, mo máa ń ní ìtara láti ṣe gbogbo ohun tí mo fẹ́, rírìn kiri, jókòó láti wo ọ̀rọ̀, gbọ́ orin tàbí kọ́ ara mi jọ fún ìṣẹ̀lẹ̀ kan. Òòrùn yìí tún máa ń jẹ́ kí ara mi rọrùn, ìmọ́lára mi túnni àti gbogbo ọjọ́.

Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n, ṣùgbọ́n mo máa ń ṣètò rẹ̀ dáadáa kí ó má ba wá, kó má, kí ó má ba ìwà mi jẹ́ àti kí ó wúlò fún ìmọ̀lára mi. Fún mi, irungbọ̀n kì í ṣe ǹkan ohun tí ó wà lójú, ṣùgbọ́n ó jẹ́ àfihàn ìwà mi, ìmúlò orúkọ mi àti ìtẹ́lọ́rùn mi pẹ̀lú ara mi. Ni gbogbo ọjọ́, mo máa ń fọ̀, mo máa ń fò ṣó tàbí ṣètò irungbọ̀n kí ó le dàbí pé mo ṣètò ara mi dáadáa. Mo fẹ́ kí irungbọ̀n mi jẹ́ kó jẹ́ mọ́ tó rọrùn láti ṣètò àti tó yẹ fún ibi tí mò ń lọ, bí ibi ṣé, bí iṣẹ́, ìsinmi tàbí àjọyọ̀. Nígbà tí mo bá ń lọ síbẹ̀, mo máa ń jẹ́ kí irungbọ̀n mi ṣètò dáadáa, tó mọ́ àti tó ní, tó ń fi ìwà mi hàn. Èyí ń jẹ́ kí oníbàárà àti ẹlẹ́gbẹ̀ẹ́ mi rí pé mo, mo ní ìwà tó da. Mo sì ń ṣètò ara mi dáadáa. Nígbà ìsinmi tàbí ìrìnàjò, mo máa ń jẹ́ kí irungbọ̀n mi rọrùn, ó máa fa ìṣòro kí n lè gbádùn gbogbo àkókò tí mo bá wà níbẹ̀. Mo tún ń fa, mo tún ń fẹ́ràn pé kí irungbọ̀n mi jẹ́ àfikún ìtara mi. Tó bá ṣètò dáadáa, ó máa ń jẹ́ kí n ní ìtara láti ṣe ohun tí mo fẹ́ láti yí, láti rìn kiri, láti bá ẹbí tàbí ọ̀rẹ́ dàpọ̀ àti láti ní ìmọ̀lára rere. Ni kókó, irungbọ̀n jẹ́ àfihàn ìlera mi, ìmúlò orúkọ mi àti ìtẹ́lọ́rùn mi pẹ̀lú ara mi. Ni ìparí, irungbọ̀n jẹ́ ohun pàtàkì fún mi torí pé ó fi ìwà, ìtara àti ìtẹ́lọ́rùn mi hàn. Mo máa ń ṣètò rẹ̀ dáadáa, mo sì máa ń sọ ọ́ ní gbogbo ìgbà kí ó lè jẹ́ kó rọrùn fún mi láti gbádùn ìgbésí ọjọ mi àti gbogbo ìrírí mi. Tó bá fún mi, irungbọ̀n kì í ṣe ǹkan ohun tí mo ní lò jú. Ó jẹ́ àfihàn ìwà mi, ìmúlò orúkọ mi àti àyíká tí mo fi fẹ́ hàn ti gbogbo ẹ̀yàn. Ni gbogbo ọjọ́ ni mo máa ń ṣe àyẹ̀wò irungbọ̀n mi kí n lè mọ ibi tí, ibi, ibi tí ó ti dà, kó má bàjẹ́ àti kó lè rọrùn láti ṣètò ní gbogbo àkókò. Mo máa ń fọ, mo máa ń fọ rẹ̀ pẹ̀lú, mo máa ń fọ ré pẹ̀lú omi àti ọṣẹ tó mọ́ kí ó lè mọ́ra kó sì wà ní ìtùnú fún ara mi. Mo tún máa ń lo ọ̀nà ìṣètò tó péye tó máa ń gbìmọ̀ láti gùn díẹ̀ tí ó bá yẹ, ṣọ, ṣọ, ṣọ, sọ rẹ̀ dáadáa tàbí lo àwọn ọgbọ́n ẹlẹ́wẹ̀ẹ́ tó rọrùn láti jẹ́ kí ó dára lójú. Irú, irú gbọ̀n, irungbọ̀n tí ó rọrùn tó mọ́ àti tó ṣètò dáadáa máa ń jẹ́ kí n, kí n ní ìtara àti ìtẹ́lọ́rùn ní gbogbo àkókò. Ó sì tún ń jẹ́ kí n mọ̀, kí mọ lè ṣiṣẹ́ dáadáa. Ni ìparí, irungbọ̀n jẹ́ ohun pàtàkì fún mi torí pé ó ń jẹ́ àfihàn ìwà mi, ìtara mi àti ìtẹ́lọ́rùn mi pẹ̀lú ara mi. Mo máa ń tọ́jú rẹ̀ dáadáa, mo sì máa ń sọ ọ́ ní gbogbo ọjọ́ kí ó lè jẹ́ kó rọrùn fún mi láti, láti gbádùn gbogbo ìgbésí mi àti gbogbo èrè mi ní ìtẹ́lọ́rùn. Nígbà mí, mo máa ń yá àkókò láti ṣe àtúnyẹ̀wò irungbọ̀n mi bí ó sì, bí mo bá ṣe wà láti gé díẹ̀, sọ, sọ rẹ̀ tàbí ṣe ohun tí ó yẹ fún ọjọ́ tó ń bọ̀. Mo máa ń lo àkókò yìí láti tú ara mi sílẹ̀, da ọpọlọ mi lórí àti ní ìtara tuntun.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà tó dá, torí pé mo mọ̀ pé kọ̀ǹpútà jẹ́ ohun pàtàkì fún iṣẹ́ àti ìmọ̀lára mi. Fún mi, ààbò kọ̀ǹpútà kì í ṣe ǹkan fífi pamọ́ àwọn fáìlì tàbí ìkókó ṣùgbọ́n ó tún jẹ́ ọ̀nà láti dáàbò bo ìmọ̀lára mi àti iṣẹ́ mi. Mo ní àwọn ohun èlò ààbò gẹ́gẹ́ bí i ọmọ, ọmọ ṣín-ṣin ààbò tó ń ṣàkóso gbogbo fáìlì àti àwọn ìkókó tí mo ní, firewall tó ń dáàbò bo kọ̀ǹpútà mi kúrò ní ìbáṣepọ̀ tó léwu pẹ̀lú Íńtánẹ́ẹ̀tì, àtúnṣe àwòkò àti ètò wíwọlé. Mo sì tún àwọn ìkókó àti orí gbàniwọlé tó lágbára fún gbogbo ohun tí mo fi kọ̀ǹpútà mi ṣe. Ni gbogbo ọjọ́, mo máa ń ṣe àtúnṣe ètò ààbò mi kí kọ̀ǹpútà lè ní ààbò tó da lódi se malware, virus tàbí ìfarapa Íńtánẹ́ẹ̀tì. Mo tún máa ń ṣe àyẹ̀wò pé, mo tún máa ń ṣe ìyẹ̀wò pé àwọn fáìlì àti ètò mi kò ní já sí nígbà gbogbo. Ní ti ìmúlò orúkọ ètò ààbò kọ̀ǹpútà tún jẹ́ ọ̀nà láti fi ìfarabalẹ̀ hàn, torí pé mo fi hàn pé mo ní ìtọ́jú gbogbo ohun tí ó jẹ́, tó jẹ́ ti ara mi àti pé mo mọ̀ pé kọ̀ǹpútà jẹ́ ohun pàtàkì fún iṣẹ́ mi àti ìmọ̀lára mi. Ni kókó, ètò ìdáàbò kọ̀ǹpútà jẹ́ ohun pàtàkì, ohun pàtàkì fún iṣẹ́ mi àti ìmọ̀lára mi. Ni kókó, ètò ààbò kọ̀ǹpútà jẹ́ ohun pàtàkì torí pé ó dáàbò bo gbogbo ìkókó àti iṣẹ́ mi. Ó ń jẹ́ kí kọ̀ǹpútà ṣiṣẹ́ dáadáa láìní ìfarapa. Níparí, mo ṣètò ètò ààbò kọ̀ǹpútà mi dáadáa mo sì máa ń tọ́jú rè kí gbogbo ìgbà, ní gbogbo ìgbà kí gbogbo ìrírí mi pẹ̀lú kọ̀ǹpútà lè wá ní ààbò ìtara àti ìtẹ́lọ́rùn. Mo tún ní, mo tún máa ń lo ọ̀nà ìlú, ìmúlò orúkọ àti orí gbàwọlé tó lágbára. Kò sì pamọ́ kan fún orí gbàwọlé kan ṣoṣo. Mo máa ń yàtọ̀ sílẹ̀ fún àwọn ohun tí mo fẹ́ dàbò bo gẹ́gẹ́ bí i-mail, iṣẹ́ ọ́fíìsì, báǹkì orí ayélujára àti àkọ́ọ̀lẹ̀ ìbáṣepọ̀. Ìlànà yìí máa ń dààbò bo mi láti àwọn olè orí ayélujára àti àwọn malware tí ó lẹ́, tí ó léwu. Nígbà mìí, mo tún máa ń ṣe, mo tún máa ń ṣe àtúnyẹ̀wò gbogbo àfikún software tí mo fi kọ̀ǹpútà ṣiṣẹ́ torí pé àwọn àfikún tuntun lè fa ìfarapa tàbí virus. Mo máa ń ṣe ìmúdóju wọn software tuntun láti rí dájú pé gbogbo ohun wà ní ààbò pípé. Mo tún ní backup files, fáìlì tí mò ń ṣe àfihàn ti fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ kí ń lè rí gbogbo iṣẹ́ mi padà nígbà tí kò bá sí ìṣòro. Nígbà tí kò bá sí ìṣòro, èyí ń jẹ́ kí ìtara mi pọ̀ sí torí pé mo mọ̀ pé gbogbo ohun tí mo ti ṣe lórí kọ̀ǹpútà wà ní ààbò. Ní ti ìmúlò orúkọ ètò ààbò kọ̀ǹpútà ni, otọ̀ ààbò kọ̀ǹpútà ń fi ìfarabalẹ̀ àti ìṣètò mi hàn. Ó ń jẹ́ kó dájú pé mo sọ gbogbo ohun tó jẹ́ ti ara mi àti, àti iṣẹ́ mi. Ó sì tún ń jẹ́ kí n mọ̀, kí mo lè ṣiṣẹ́ dáadáa láìní ìbànújẹ́ tàbí ìfarapa.

Bẹ́ẹ̀ni, mò máa ń ṣe yoga kì í ṣe lójoojúmọ́ ṣùgbọ́n ní ìgbà púpọ̀. Mo bẹ̀rẹ̀ síí ṣe nígbà tí mo rí pé ara mi àti ọpọlọ mi ń rìn ga nítorí iṣẹ́ àti ìrònú púpọ̀. Láti ìgbà yẹn ni yoga di ọ̀kan lára ohun tí ń ràn mí lọ́wọ́ jùlọ láti ṣètò ara mi, láti tún ọpọlọ mi sílẹ̀ àti láti mú ìlera mi dáa sí i. Mo kì è sí yoga torí àṣà tàbí àfihàn, mò ń ṣe torí pé bí mo ṣe ń rí ìyípadà rere lórí ara àti ìwà mi. Ni gbogbo ìgbà tí mo bá ṣe yoga, ara mi máa rọrùn, ẹ̀mí mi máa ń balẹ̀, mò sì máa ń rí pé mò ń rùn dáadáa ju tẹ́lẹ̀ lọ. Ó ń tún ràn mí lọ́wọ́ láti dín ìfarapa ara kù páápàá jùlọ nítorí pé mò máa ń jókòó pẹ́ níbi iṣẹ́. Nípa àkókò, mò máa ń ṣe yoga ní òwúrọ̀ tàbí ní alẹ́ dá lórí bí ọjọ́ ṣe rí. Tí mo bá ṣe é ní òwúrọ̀, ó máa ń jẹ́ kí n bẹ̀rẹ̀ ọjọ́ pẹ̀lú ìtà, kò sì jẹ́ pé ara mi ti ṣí sílẹ̀ fún gbogbo iṣẹ́ tí mò fẹ́ ṣe. Tí mo bá ṣe iṣẹ́ ní alẹ́, ó máa ń ràn mí lọ́wọ́ láti tún gbogbo ìrora ojúkọ nínú ara mi kílẹ̀ sun dáadáa. Irú yoga tí mo fẹ́ràn jùlọ ni yoga tó rọrùn, tí kò fi ara jùlọ, tí ó sì kọ́ mí pọ̀ síi. Mo fẹ́ràn apá kàn ìmí gan torí pé nígbà tí mo bá ń ṣàkóso ìmí dáadáa, ó máa ń jẹ́ kí ọpọlọ mi dákẹ́, inú mi sì máa ń balẹ̀. Nígbà mì, mo kàn ń jókòó, mo sì ń fojú inú ró pẹ̀lú ẹ̀mí ìdíńlẹ̀. Èyí fún ara rẹ ti tó mi. Yoga tún ti kọ́ mi báwo ni mo ṣe le feti sí ara mi. Tẹ́lẹ̀, mò lè fi ara mi ṣiṣẹ́ ju tàbí kọ́ ara mi lọ síbi tí kò yẹ. Ṣùgbọ́n báyìí, mo mọ ìgbà tí ara mi bá ń sọ pé dákẹ́ díẹ̀ tàbí sinmi, èyí ti ń ràn mí lọ́ gan nínú ìgbà ayé ti nínú iṣẹ́. Nípa ìlera ọpọlọ, yoga ti jẹ́ ọ̀rẹ́ mi gidi. Nígbà tí oró bá pọ̀ tàbí tí mo bá ní ìbànújẹ́ díẹ̀, yoga máa ń jẹ́ kí n rí ìtùnú, ó tún ìṣòro kúrò lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣùgbọ́n ó ń fún mi ní ààyè láti ronú pẹ̀lú ìtùnú, láti wo ohun dáadáa kí n sì ṣe pé ìpinnu pẹ̀lú ọpọlọ tí ó balẹ̀. Mo sì ṣe yoga láti jẹ́ ẹni pípé tàbí láti jẹ́ pẹ̀lú ẹlòmíràn. Mò ń ṣe é fún ara mi, fún ìlera mi àti fún ìtẹ́lọ́rùn mi. Ni ọjọ́ tí mo bá ṣe é, ó máa ń rí pé mò ní sùúrù, mò ń bá ènìyàn sọ̀rọ̀ dáadáa, mò sì ń darí ara mi dáadáa jù. Ni kókó, yoga ń fún mi jẹ́ ọ̀nà láti tún ara àti ọpọlọ ṣe, ọ̀nà láti ṣètò ìmí àti ìrònú, ọ̀nà láti dín ìrora àti ìfarapa kù, ọ̀nà láti mọ ara mi dáadáa, ọ̀nà láti ní ìtumọ̀ àti ìbáyọ nínú ayé ojoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò, ó sì ti di ǹkan apákan pàtàkì nínú ìgbésí ayé mi Lójúmọ́ lójoojúmọ́ kosi. Kò sí mọ́ bí ohun ìyanu tàbí ohun tuntun, ó ti di ohun tí iwo fi ń ṣiṣẹ́, tí mo fi ń bá ènìyàn sọ̀rọ̀. Tí mo bá sì, tí mo bá sì fi náà gba ìbáṣepọ̀ mọ́ pẹ̀lú àwọn tó jìnà sí mi. Mo bẹ̀rẹ̀ sí ní lo ìpè fídíò gan nígbà tí mo rí pé rí ojú ènìyàn dáa ju fífi òǹgbọ̀ nìkan lọ. Nígbà tí mo bá ń bá ẹni kan sọ̀rọ̀ lórí fídíò mo le. Mo lè rí ojú rẹ̀, mo lè ka ìfarahàn rẹ̀, mo sì lè mọ̀ bóyá inú rẹ̀ dùn, bóyá ó rẹ̀ tàbí bóyá ó ròjinlẹ̀ nípa ohun tí a ń sọ. Èyí máa ń jẹ́ kí ìbánisọ̀rọ̀ jinlẹ̀ sí i, ó sì jẹ́ kó dájú pé a ń lo ara wa lójú dáadáa. Nípasẹ̀ ó máa ń lo ìpè fídíò púpọ̀, ó rọrùn fún mi láti bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ alábáṣiṣẹ́ tàbí oníbàárà sọ̀rọ̀ láì lọ síbi kan. Mo lè ṣàlàyé ẹ̀rọ mi dáadáa, mo lè fi owó, mo lè fi owó hàn, mo sì lè lo àwòrán tàbí kọ̀m̀pútà mi láti ṣàlàyé ohun tí mo fẹ́ kí wọ́n lòye. Ó ń fi pamọ́ àkókò, owó àti agbára gan-an. Ní ti ìbáṣepọ̀ ara ẹni, ìpè fídíò jẹ́ ohun tí mo fi ń pa àjọṣe mọ́ pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́. Nígbà tí a kò bá rí ara wa lọ́pọ̀lọpọ̀, ìpe ìpè fídíò máa ń jẹ́ kí a tún mọ́ ara wa. Mo lè rí bí ẹbí mi ṣe ń rí, mo lè bá ọ̀rẹ́ mi ṣe ẹ̀rí mọ́, sì lè mọ ìrora tàbí àyọ̀ tí ó wà lójú wọn. Èyí jẹ́ ohun tí ìpè ohùn nìkan kò lè fúnni. Ṣùgbọ́n láti sọ òtítọ́, mi ò máa ń ṣe ìpè fídíò ní gbogbo àkókò. Mo máa ń yan àkókò nígbà mí, mo kàn fẹ́ pé ohun nìkan, pàápàá tí mo bá rẹ̀ tàbí tí nǹkan o, ti nǹkan kò bá ní agbára láti dojúkọ ìbójú. Mo tún mọ̀ pé ìpè fídíò lè gba agbára ọ̀pọ̀lọ́ torí pé ó ń gbọ́, ó ń wò, ó ń ronú gbogbo ẹ̀jọ̀. Mo tún máa ń ṣètò mi, mo tún máa ń ṣètò àrámi dáadáa kín tó ṣe ìpè fídíò. Mo fẹ́ kí àyíká mi mọ́, kí ìmọ́lẹ̀ dà, kí ariwo máa pọ̀, kí ìsìrí dájú pé mò ń wò dáadáa kì í ṣe torí pé mo fi, mo fi fi ara hàn, ṣùgbọ́n torí pé mo fẹ́ fi ìbáṣepọ̀ hàn pé mo ṣe pàtàkì sí mi àti sí ẹni tí mò ń bá sọ̀rọ̀. Nígbà mí, ìpè fídíò tún ń jẹ́ kí kọ́ ẹ̀kọ́ tuntun. Mo ti ń lò fún ó fún ìkẹ́kọ̀ọ́ pàdé ìdíwòòrò àti ìmọ̀ràn. Ó ń jẹ́ kí n rí ènìyàn láti ibi ìjìnnà, kò sì jẹ́ pé a jína kí kí di ìdí náà máa ń fún ìmọ̀ àti ìdàgbàsókè. Mo tún mọ̀, mo tún bó ṣe pàtàkì láti ṣe àbáso sí i. Mo ṣe ìpè fídíò pẹ̀lú gbogbo ènìyàn, mi o sin mò sì kí ń gba ìpè láti ibi tí mi ò bá mọ̀.

Bẹ́ẹ̀ni, etí mi dára, mo sì ń tọ́jú rẹ̀ gan torí pé mo mọ̀ pé etí jẹ́ apá kan pàtàkì jù lọ nínú ìgbésí ayé àti ara ẹni. Lójo-- láìsí etí tó da, ìbánisọ̀rọ̀ máa ń nira, iṣẹ́ máa ń nira, ìbáṣepọ̀ pẹ̀lú èèyàn sì lè dàrú. Ìdí nìyí tí mò ń fi tọ́jú pàtàkì sí i. Mo gbọ́ dáadáa, mi ò sì ní ìṣòro bíi ariwo nínú etí, ìgbọ́ràn tí ń dínkù tàbí ìrora etí. Ṣùgbọ́n kì í ṣe pé mo kàn ní oríire. Ó jẹ́ nítorí bí mo ṣe ń sọ etí mi lọ́dùú dùú. Mo ti kọ ara mi pé etí kì í fẹ́ ìwà ìbànújẹ́, kì í sì ṣe kẹ̀ ì sì fẹ́ àkíyèsí. Ọ̀kan lára ohun tó ṣe pàtàkì jù lọ tí mò ń ṣe ni pé mi ò gbọ́ orin tàbí ohùn kankan pẹ̀lú vọ́lúùmù tó kùn. Nígbà tí mo bá ń lo earphone tàbí headphone, mo máa ń ṣètò rẹ̀ sí ìpélé tó rọrùn torí pé mo mọ̀ pé ariwo tó pọ̀ lè ba eti jẹ́ lọ́pọ̀lọpọ̀. Láì jẹ́ kí èèyàn mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, ìbàjẹ́ tí máa ń wá díẹ̀díẹ̀ tí èèyàn kò sì ní mọ̀ títí tí yóò fi bú. Mo tún yàgò fún ibi tí ariwo bá pọ̀ gan, bí mo bá lè yàgò fún, tí mo bá sì ní láti wà níbẹ̀, mo máa ń dín àkókò tí mo máa lò níbẹ̀ kù. Mo ti mọ̀ pé kì í ṣe gbogbo ayẹyẹ, ibi iṣẹ́ tàbí àyíká tó dùn ni etí ń fẹ́. Nígbà mí, ìsinmi dára ju ìdárayá lọ. Nípa ìmọ́tótó, mò ń nu etí mi lọ́nà tó tọ́, mò ń fi ǹkan tó le tàbí kí kú sínu etí mi. Mo mọ̀ pé etí ní ìgbóná ti rẹ̀ láti sọ ara rẹ̀ di mímọ́. Torí náà mi ò ń yọ gbogbo wax etí kúrò, mo kàn ń ṣe ìmọ́tótó ìta nìkan. Ìta kí ń má bà á jẹ́ nínú. Èyí ti ràn mí lọ́ gan láti yàgò fún ìfarapa tàbí àkóràn. Mo tún ń fetí sí ara mi. Tí mo bá gbọ́ pé etí mi ń dùn, ń kùn tàbí ń dá mi lórí, mi ò fojú ko. Mo máa ń dákẹ́, mo máa ń yàgò fún ariwo, mo sì máa ń ṣàyẹ̀wò ara mi dáadáa. Mo kọ́ ara mi pé má ṣe jẹ́ aláìgbọ́ràn sí ara rẹ. Nípa ìbánisọ̀rọ̀ rí, mo ríi pé etí mi dára torí pé ó lè gbọ́ èèyàn dáadáa láìbéèrè kí wọ́n tún sọ. Níbi iṣẹ́, ní ìpàdé tàbí ní ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀rẹ́ àti ẹbí, mo lè lójú ohun tí wọ́n ń sọ, sì ohun tí wọ́n ń sọ, mo sì lè dáhùn dáadáa. Èyí ń jẹ́ kí ìbáṣepọ̀ mi pẹ̀lú èèyàn rọrùn, ó sì jẹ́ kí ń máa ṣe dáadáa bí ẹni tí kò fetí sí ohun tí a ń sọ. Mo tún mọ̀ pé etí àti ọpọlọ ń ṣiṣẹ́ pọ̀. Tí etí bá ń ṣiṣẹ́ dáadáa, ọpọlọ náà máa gba ìwèé dáadáa. Ìwọ̀nù máa ń mọ̀, ìdáhùn sì máa ń yára. Ìdí nìyí tí mò ń fi ní rí ìtọ́jú etí gẹ́gẹ́ bí ìtọ́jú gbogbo ara.

Ìgbádùn mi jẹ́ apá kan pàtàkì nínú ìgbésí ayé mi torí pé kì í ṣe iṣẹ́, kì í ṣe iṣẹ́ kan ni mò ń fi dá ara mi mọ̀. Mo tún ní àwọn ohun tí ń, tí ń mú, tí ń mú inú mi dùn, tí ń jẹ́ kí, tí ń jẹ́ kí n ní ìtú, ìtún, tí ń jẹ́ kí n ní tún ara mi sílẹ̀, tí ń tún agbára mi ṣe fún mi. Ìgbádùn kì í ṣe ǹkan tí ó gbọ̀wọ́ tàbí ìgbé ayé àgbá yẹn nù. Ó jẹ́ ohun tí ń fún'ni ní àlàáfíà, ọpọlọ àti ìtẹ́lọ́rùn. Ọ̀kan lára ìgbádùn tí mo fẹ́ràn jù lọ ni gbogbo orin. Orin ni agbára pàtàkì lórí mi. Nígbà tí mo bá bẹ́, nígbà tí mo bá bẹ́ẹ̀, orin lè tún mi ṣe. Nígbà tí inú mi bá dùn, orin lè jẹ́ kí ayọ̀ mi náà pọ̀ sí i. Mo fẹ́ràn orin tó ní ìtumọ̀, orin tó ń sọ ìtàn ayé tàbí orin tó ń, tó kan, tó kan ọkàn. Nígbà mi, mo kàn jókòó fi earphone ṣétí, máa pa gbogbo ayé mọ̀ kí n sì jẹ́ kí orin kó mi lọ. Mo tún rí kíkà gẹ́gẹ́ bí ìgbádùn. Kíkà fún mi ní ayé àti rí nínú ọpọlọ àwọn ẹlòmíràn láti kọ́ ẹ̀kọ́ tuntun àti láti rí ayé láti ojú, ojú òwe mi. Ó lè jẹ́ ìwé ìtàn, ìmọ̀ ara ẹni tàbí à, àpélékọ́ tó jinlẹ̀. Ohun pàtàkì ni pé kíkà, kíkà ń jẹ́ kí ọpọlọ mi ṣiṣẹ́ dáadáa kó sì jẹ́ kí n máa ronú jinlẹ̀. Ìjíròrò pẹ̀lú ènìyàn tún jẹ́ ìgbádùn fún mi. Mo fẹ́ràn, mo fẹ́ràn bá àwọn èèyàn sọ̀rọ̀ tó bá jẹ́ pé ìjíròrò náà ní ìtumọ̀, kì í ṣe ìròyìn lásán. Mo fẹ́ràn ìjíròrò tó ṣí ọpọlọ, tó ń jẹ́ kí a ro, a rò, tó ń jẹ́ kí a kọ́, ká kọ ara wa. Nígbà tí mo bá ń bá ènìyàn tó ní ọpọlọ sí, sílẹ̀ sọ̀rọ̀, mo máa ń rí pé mò ń kọ́, mo kọ́ ǹkan, mo sì ń tún ara mi ṣe. Mo ti ń tún ara mi sílẹ̀ ní kíkún. Mo tún fẹ́ràn àkókò ìdákẹ́jẹ́ gan kí, kíì ṣe gbogbo ìgbà ni mo fẹ́ ariwo tàbí ìbáṣepọ̀. Nígbà mi, ìgbádùn mi ni pé kí n wà ní àlàáfíà, kí n jókòó nìkan, kí n ronú nípa ìgbésí ayé tàbí kí n wo àyíká mi. Àkókò bẹ́ẹ̀ ń jẹ́ kí n tún ara mi ṣe kò rò, kò sì ń jẹ́ kí n mọ̀ ara mi dáadáa. Ní ti ara, mo rí ìṣe, ìṣeré a-a-a díẹ̀ bí rínrìn, stretching tàbí yoga gẹ́gẹ́ bí ìgbádùn. Kì í ṣe pé mo, mo ń ṣe láti, láti di, láti di ji. Mo ń ṣe nítorí bí ara mi ṣe ń rí. Lẹ́yìn tí mo bá ṣe, nígbà tí ara mi bá rọrùn, ọpọlọ mi náà máa ń balẹ̀, ìtẹ́lọ́rùn sì máa ń wọ inú mi. Mo tún fẹ́ràn kọ́ ẹ̀kọ́ tuntun. Fún mi, ìgbádùn kì í ṣe ìsinmi nǹkan, ó tún jẹ́ ìdàgbàsókè. Nígbà tí mo bá ń kọ́ ǹkan tuntun bóyá ọgbọ́n èdè tàbí ọ̀nà tuntun láti wọ ayé, mo máa ń rí pé mo dàgbà. Ìmọ̀ tuntun fún mi ní ìtara ó sì ń jẹ́ kí ayé mi, ó sì ń, ó sì ń jẹ́ kí ayé mi má bà mí jẹ. Nígbà mí, ìgbádùn mi jẹ́ ohun rọrùn bí i jẹun dáadáa, jẹun tí ó dára, tí ó dùn tí ó sì dára fún ìlẹ̀ à lé jẹ́ ìgbádùn gidi. Kò ṣe dandan kí ó jẹ́ oúnjẹ àgbáyùn. Ohun pàtàkì ni pé mò ń gbádùn rẹ̀ mo sì ń jẹun pẹ̀lú ìtẹ́lọ́rùn.

Mo máa ń ṣe yẹ̀wò ìméèlì mi lọ́pọ̀ ìgbà lójoojúmọ́, Ṣùgbọ́n mo ti kọ ara mi pé kó má di òhun tó ń ṣàkóso ìgbésí ayé mi. Ní ìbẹ̀rẹ̀, mo máa ń ṣàyẹ̀wò ìméèlì mi jẹ gbogbo ìgbà tí fóònù tàbí kọ̀ǹpútà bá dà mí lójú, Ṣùgbọ́n pẹ̀lú àkókò mo rí pé ní ìwà yẹn jẹ́ kí n sọnù nínú ìrònú, kòsí kò sì ń fọkàntán mi nínú iṣẹ́, Nígbà yẹn ni mo pinu láti ṣètò ọ̀nà tí mo fi ń ṣe yẹ̀wò ìméèlì mi dáadáa. Ní báyìí, mo máa ń ṣe yẹ̀wò ìméèlì mi ní àkókò mẹ́ta sí márùn-ún lójoojúmọ́ ní òwúrọ̀. Lẹ́yìn tí mo bá ṣètò ara mi dáadáa, mo máa ń ṣe yẹ̀wò ìméèlì mi láti mọ ohun tó wà nílẹ̀, pàápàá àwọn tó ń kàn sí iṣẹ́. Èyí ń jẹ́ kí n mọ ohun tó se pàtàkì ohun tó ṣe pàtàkì fún ọjọ́ yẹn ó sì jẹ́ kí n ṣètò ìṣe mi dáadáa láìṣe ìbànújẹ́. Ní àárọ̀ ọjọ́, mo tún máa ń ṣe yẹ̀wò ìméèlì mi lẹ́ẹ̀kan tàbí lẹ́ẹ̀mejì. Àkókò yìí jẹ́ pàtàkì torí pé ọ̀pọ̀ ìpinnu bẹ̀rẹ̀ tàbí ìfẹsì iṣẹ́ máa ń wọlé nígbà yẹn. Mo máa ń ka ohun tó ṣe pàtàkì, mo dáhùn ohun tó nílò ìdáhùn kan, mo sì fi àwọn ìmí sílẹ̀ fún àkókò mi tí mo bá ní àyè dáadáa. Ní alẹ́ ṣáájú kí n tó parí iṣẹ́ ọjọ́, mo máa ń tún ṣe yẹ̀wò ìméèlì mi lẹ́ẹ̀kan sì. Ìdí ni pé mo fẹ́ parí ọjọ́ pẹ̀lú ìmọ̀lára pé kò sí ohun pàtàkì tí mo fi sílẹ̀ ṣùgbọ́n mi ò mọ̀ ìdáhùn gbogbo ìméèlì ní alẹ́, Tí kò bá jẹ́ ohun tó ṣe pàtàkì gan, mo máa ń fi sílẹ̀ fún ọ̀la. Mo tún mọ̀ ìyàtọ̀ láàárín ìméèlì pàtàkì àti ìméèlì tí kì í ṣe pàtàkì, kí n ṣe gbogbo ìméèlì ni mo gbọdọ̀ ka lẹ́sẹ̀kẹsẹ̀, àwọn ọ̀pọ̀lọpọ̀ ìròyìn tí kì í ka iṣẹ́ mi tàbí ìgbésí ayé mi táàrà, mo ti ṣètò wọn si àpótí kan tirẹ̀. Torí náà mo fi àkókò mi sòfò lórí wọn. Òǹkà tímo ṣe pàtàkì gan ni pé mi ò jẹ́ kí ìkìlọ̀ ìméèlì máa dà mí dúró gbogbo ìgbà. Mo ti pa pọ̀ nínú wọn kí n lè dojúkọ ohun tí mò ń ṣe. Nígbà tí mò ń bá ń ṣiṣẹ́ lórí ohun pàtàkì, mi ò fẹ́ kí gbogbo ìgbà ní fóònù tàbí kọ̀ǹpútà gé pé ìméèlì tuntun dé. Ìdí tí mo fi ń ṣe yẹ̀wò ìméèlì lọ́pọ̀ ìgbà ni pé mo mọ̀ pé ìméèlì jẹ́ ìránṣẹ́ ìbánisọ̀rọ̀ pàtàkì, pàápàá fún iṣẹ́. Ṣùgbọ́n mo tún mọ̀ pé tí èèyàn kò bá ṣọ́ra, ó lè di ohun tí ó ń fa ìkúnlẹ̀kùn ọpọlọ àti ìwéwẹ̀sí. Ìdí nìyẹn tí mo fi ń yà á rín kí n má ṣe ṣàyẹ̀wò rẹ̀ di ojú kí èsì má ṣe fojú kó wé pátápátá. Ní kókó, mo lè sọ pé mo máa ń ṣe yẹ̀wò ìméèlì ní òwúrọ̀, mo máa ń ṣe yẹ̀wò ìméèlì ní àárọ̀ ọjọ́, mo máa ń ṣe yẹ̀wò rẹ̀ ní alẹ́ ṣáájú kí n parí ọjọ́. Lápapọ̀ ó lè jẹ́ ìgbà mẹ́ta sí márùn-ún lójoojúmọ́. Mo ò jẹ́ kí ìméèlì ṣàkóso àkókò tí ìmúra ọpọlọ.

Mo máa ń kí ènìyàn lọ́nà tó rọrùn, tó bọ̀wọ̀ tó sì ń bá àyíká mu torí pé gbogbo igba, mo gbàgbọ́ pé bí o ṣe ń kí ènìyàn ni ó máa n ṣètò ìbáṣepọ̀. Yóò sì bẹ̀rẹ kí kí kì í ṣe ohun kékeré fún mi. Ó jẹ́ àfihàn ìwà ìtọ́kan tí ó kàn wá àti ìbáṣepọ̀ tó dáa. Nígbà tí mo bá pàdé ènìyàn ní ojú kó ojú, ohun àkọ́kọ́ tí mò ń máa ń ṣe ni wo ojú wọn kí n sì rẹ́rìn díẹ̀. Rẹ́rìn ín kékéké kan lè tún ìdẹ ìdẹrùn kò sì jẹ́ kí ẹni tí ó ń kí mọ̀ pé ó ní ìbànújẹ́ kankan si. Lẹ́yìn èyí, mo máa ń sọ ìkíni tó bá àkókò mu bí i "ẹ káàárọ̀", "ẹ káàsán", "ẹ kúrò lè", "ẹ ka" tàbí "ẹ káalẹ́". Mo mọ̀ pé ìkíni àkókò jẹ́ apá kan ìbáṣepọ̀ wa torí náà mi ò fojú kó ó rara. Pẹ̀lú àwọn tí mo bá mọ̀ dáadáa, mo lè fi ọ mo lè fi ọwọ́ bá wọn tàbí kí n kí n sọ̀rọ̀ pẹ̀lú ohùn tó tutù díẹ̀. Ṣùgbọ́n mo tún mọ̀ pé kí kì í ṣe gbogbo ènìyàn ni ó fẹ́ ìfarakanra torí náà mo máa ń ka àyíká àti ìwuwa sí ẹni tí mò ń kí. Bí mo bá rí pé ẹni yẹn fẹ́ ìjiyàn, mo máa ń fi ìkíni ẹnu nìkan dá a lórí níbi iṣẹ́ tàbí níbi ọjẹ́. Ọ̀nà òfídìẹ́ mọ̀ máa ń kí ènìyàn lọ́nà ìbáṣepọ̀ iṣẹ́. Ohùn mi máa ń jẹ́ kédere ìkíni mi máa ń jẹ́ kúkúrú ṣùgbọ́n kò fún ìbọ̀wọ̀. Mo lè sọ pé "ẹ káàsán, báwo ni?" tàbí "ẹ káalẹ́, mo dú pé pé ẹ wá". Ẹ̀yín ẹ̀yín náà fi hàn pé mo mọ iye ìyìn, mo sì mọ ibi tí mo wà. Pẹ̀lú àgbàlagbà tàbí ẹni tí mo gbọdọ̀ bọ̀wọ̀ fún jùlọ, mo máa ń fi ìbọ̀wọ̀ sí gan-an. Ohun tí màá díkù díẹ̀, mo máa ń dúró dáadáa mo sì máa ń jẹ́ kí ó hàn pé mo mọ ìyàtọ̀ ipò ìbáṣepọ̀ bí bí jẹ́ bí báyìí jẹ́ apá kan àṣà àti ìwà rere fún mi. Nígbà tí mo bá ń kí ènìyàn lórí fóònù tàbí lórí ìpè fídíò, mo máa ń jẹ́ kó kéde pé mo ṣe tán láti gbó. Mo máa ń bẹ̀ẹ́re pẹ̀lú ìkíni tó rọrùn mo sì máa ń fi ìtara díẹ̀ sínú ohùn mi torí pé nínú pé òun ní òun ní ohùn gbogbo tí òhun bá tutù, ẹni ẹni tí òun bá sọ̀rọ̀ máa tu tu ara rẹ̀ sílẹ̀. Ohun kan tí ó ṣe pàtàkì jùlọ ni pé mi ò kan mi ò ń kí ènìyàn láti fèṣìṣí. Tí mo bá kí yan, mò ń kí gidi. Mi ò wo fóònù, mi ò yí ojú mi sí ibòmíràn, mi ò fi ìkíni hàn pé mo mọ ẹni tí mò ń kí ó sì mọ̀ pé mo ṣe pàtàkì sí mi ní ìṣẹ́jú yẹn. Ní kókó bí mo ṣe ń kí yan, wo ojú wọn, rẹ́rìn ín ní díẹ̀, sọ ìkíni tó bá àkókò mu, fi ìbọ̀wọ̀ hàn gẹ́gẹ́ bí àti àti àyíká, feti si ìgbà tí ó ń kí. Níparí fún mi, kíkí eyan jẹ́ ọ̀nà àkọ́kọ́ láti kọ́ ìbáṣepọ̀ tó dáa. Ó lè jẹ́ ohun kékeré ṣùgbọ́n ó ní agbára púpọ̀. Ọ̀rọ̀ kúkúrú kan, ẹ̀rín kan tàbí ìkíni tó dáa lè ṣe ọ̀kan lè ṣe ọ̀kan ènìyàn kó sì jẹ́ kí ọjọ́ méjì dà jú bí ó ti bẹ̀rẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, òun máa ń rọrùn fún mi láti sùn, ṣùgbọ́n kì í ṣe pé òun ń ṣẹlẹ̀ láìsí ìtọ̀lẹ̀ ṣẹ́ṣẹ́ tàbí ìṣètò ara ẹni. Mo ti kọ ara mi bí mo ṣe lè máa mú òrun wá torí pé mo ti mọ̀ pé òrun dára. Èyí ṣe orí he, òun jẹ́ àbájáde ìwà ojú ojúmọ́ ní ọ̀pọ̀ ìgba. Nígbà tí mo bá fẹ́ sùn, ara mi máa ń ṣe tán, ọpọlọ mi kì n ṣe ariwo púpọ̀, inú mi kì n sì kún fún ìrònú tó ń sáré kiri. Èyí jẹ́ nítorí pé mo máa ń gbìyànjú láti parí ọjọ́ mi dáadáa. Mi ò fẹ́ lọ sùn pẹ̀lú èrò púpọ̀ pẹ̀lú ẹrù ọpọlọ. Tí mo bá ní ohun tó ń dà mí lórí, mo máa ń ronú, mo máa ń ronú rẹ̀ kí ó tó di alẹ́ tàbí kí n kọ ọ́ sílẹ̀ kí ń má ba à lọ sùn pẹ̀lú rẹ̀. Mo tún sọ́ra pẹ̀lú àkókò tí mò fin lo fóònù. Nígbà tí mo bá, nígbà tí mo bá ti sún mọ́ àkókò òun, mò máa ń di lílo fóònù kù gan-an. Ìmọ́lẹ̀ ìbòjú máa ń mú ọpọlọ jí torí náà mo yàgò fún òun, fún rẹ̀. Nígbà mí, mo kà ń pa fóònù mi, mò ń kì í jẹ́ kí ara mi mọ̀ pé àkókò òun ti dé. Àyíká tí mò fi ń sùn ṣe pàtàkì. Mo fẹ́ ibi tó dákẹ́ tí kò gboná jù tí kò sì tutù jù. Tí àyíká bá da, ara máa ń gba ìrántí pé àkókò ìsinmi ni. Mo tún fẹ́ ara mi pé ibùsùn méjì, ibi tí mò fi ń sùn nìkan kì í ṣe bí ibi tí mò fi ń ṣiṣẹ́ tàbí ń ṣe gbogbo nǹkan. Èyí ń ràn ọpọlọ lọ́wọ́ àti láti mọ ìyàtọ̀ láàrín ìṣe àti ìsinmi. Ni ìta, ní ti ara, mo máa ń ṣe kíkun ara díẹ̀ kí n tó sùn. Bi stretching kéékèèké tàbí ìmíjinlẹ̀. Èyí ń jẹ́ kí iṣan ara tú kó sì di ìkúnlé kùǹkù. Nígbà tí ara bá tú, ọpọlọ náà máa ń balẹ̀. Ṣùgbọ́n kì í ṣe pé gbogbo ìgbà ni òun máa ń rọrùn. Nígbà ọjọ́ tí mo bá rẹ̀ gan tàbí tí ọpọlọ mi bá kún fún ìrònú, mo lè yípadà lórí, mo lè yípadà lórí ibùsùn fún ìṣẹ́jú díẹ̀. Nígbà bẹ́ẹ̀, mi ò máa ń fi ara mi lérò pé ó gbọdọ̀ sùn. Mo kà ń gbà á gẹ́gẹ́ bí ìpinnu ara. Nígbà mí, mo máa ń ká a, mo máa ń ká díẹ̀ tàbí kí n ṣe ìmíjinlẹ̀ títí tí òrun yóò fi dé lọ lọ́ralọ́ra. Ohun kan pàtàkì tí mò ń ti ń kọ́ ni pé mi ò fi òrun ṣe, mò fi òrun ṣe ṣeré. Mo mọ̀ pé tí mo bá sùn dáadáa, gbogbo ọjọ́ mi lè dá rú. Tí mi ò bá sùn dáadáa, gbogbo ọjọ́ mi lè dá rú. Ọpọlọ mi yóò ṣiṣẹ́ dáadáa, ìtara mi yóò dínkù, mo sì lè rọ òun láti bínú. Ìdí nìyẹn tí mò fi ń gbìyànjú láti sùn ní àkókò kan lójúmọ́ bí ó ti ṣe ní kókó. Ó rọrùn fún mi láti sùn nítorí pé mò ń dín ìrònú kù kí n tó sùn. Mò ń yàgò fún fóònù ní alẹ́, mò ń ṣẹ̀dá àyíká tí ó dákẹ́, mò ń fún ara mi ní àkókò ìsinmi, mò ń bọ̀wọ̀ fún ìlera ọrùn mi nípa rí. Bẹ́ẹ̀ ni òrun máa ń rọrùn fún mi. Kì í ṣe torí pé ìgbésí ayé mi pẹ́ ṣùgbọ́n torí pé mò ti kọ ara mi bí mo ṣe lè dá ara àti ọpọlọ mi lójú pé àkókò ìsinmi ti dé.

Mo fẹ́ràn ojú ọjọ́ tó dọ́gba, kì í ṣe ẹni tí òórùn pọ̀, orú pọ́ ju tàbí òtútù lè gan. Ọjọ́, ojú ọjọ́ tí ó da jùlọ fún mi ni èyí tí afẹ́fẹ́, èyí tí afẹ́fẹ́ rọ̀ jẹ́ òórùn náà tán pẹ̀lẹ́pẹ̀lẹ́, òṣìṣí ìbànújẹ́, òórùn, irú ọjọ́ bẹ́ẹ̀ máa ń jẹ́ kí ara mi rọrùn kò sì jẹ́ kí, kò sì jẹ́ kí ọpọlọ mi balẹ̀. Mo fẹ́ràn àkókò tí ọjọ́ bá ṣẹ̀ṣẹ̀ rọ̀, tí òjò bá ṣẹ̀ṣẹ̀ rọ̀, tí àyíká bá tutù diẹ, tí ilẹ̀ sì ń tutù, òórùn ń tutù, afẹ́fẹ́, òjò bẹ́ẹ̀ máa ń tú inú mi dùn, kò sí ariwo púpọ̀, kò sí ìbànújẹ́, ohun, ohun gbogbo máa ń dàbí pé ẹni, ẹni, ẹni pé ayé ń sinmi. Ní irú ọjọ́, ojú ọjọ́ yìí, mo máa ń ṣiṣẹ́ dáadáa, mo sì máa ń ronú jinlẹ̀ ju ìgbà míì lọ. Mi ò fẹ́ràn orun tó le jù, pàápàá nígbà tí afẹ́fẹ́ kò, pàápàá nígbà tí afẹ́fẹ́ kò fi hàn orin ráárá. Ohun bí ì máa ń jẹ́ kí ara mi kọ̀ sí, jẹ́ kí n sọ̀rọ̀ láti dojúkọ ohun tí mò ń ṣe. Ní irú ọjọ́ yẹn, ohun kan tí mò ń fẹ́ ni ibi tí ó dákẹ́, omi tutù àti ìsinmi díẹ̀. Mo lè fẹ́ ra dá ó, mo lè fi á dá ó ṣùgbọ́n kì í ṣe ohun tí mo gbádùn. Ní ti ọ̀tún, ní ti ọ̀tútù gan, mi ò kó o, mi ò kó o pátápátá ṣùgbọ́n kì í ṣe ohun tí mo fẹ́ràn jù. Ó dáa láti ní òtútù díẹ̀ tó ń jẹ́ kí ẹni, ẹni wo aṣọ gbígbóná ṣùgbọ́n tí òtútù bá pọ̀ ju, ó máa ń di ìrora kò sì, kò sì ń fi ara èèyàn ṣe iṣẹ́ ju bí ó ṣe yẹ lọ. Ní kókó ojú ọ̀, ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni afẹ́fẹ́ rọ̀ díẹ̀, òórùn kì í pọ̀ ju, òjò rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tàbí lẹ́yìn òjò, àyíká dákẹ́, afẹ́fẹ́ mọ́. Ní irú ọjọ́ bá yìí bí ara mi àti ọpọlọ mi bá ń ṣiṣẹ́ pọ̀ dáadáa, mo lè ṣiṣẹ́ rọrùn rè tàbí kan jòkó gbádùn ìgbà. Ní ìparí ọjọ́, ojú tí mo fẹ́ràn jù ni èyí tí kò já ara lókin, tí kò ń jẹ́ kí, kí kò ń jẹ́ kí n ní ìtẹ́lọ́rùn àti àlàáfíà nínú gbogbo ohun tí mo bá ń ṣe. Ojú ọ̀, ojú ọjọ́ tí mo tún fẹ́ràn jù ni tí òjò bá ṣẹ̀ rọ̀ tán, tí gbogbo ilẹ̀ tutù, tí gbogbo àyíká sì tutù. Èmi máa ń fẹ́ràn kí n gbọ́ orin ní irú àsìkò yìí. Gbogbo nǹkan máa dákẹ́, gbogbo ilẹ̀ máa tutù, afẹ́fẹ́ tutù, a máa fẹ́ láti ọ̀tún láti òsì, gbogbo ilẹ̀ máa mọ́, gbogbo páànù tó wà ní orí ile òjò a ti fọ́ wọn dànù, gbogbo ibi máa mọ́. Mo fẹ́ràn láti máa gbọ́ orin ní àsìkò yìí nítorí pé ni ó ń jẹ́ kí gbogbo nǹkan yàtọ̀.

Mo máa ń lo etígbọ́ tó dá lóri ìtùnú, ìlera etí àti kedere ohùn, tí kì í ṣe torí oruko tàbí ìgbọ́wọ́ ni ní rírì mi. Etígbọ́ tí ó dá ni èyí tí mo lò fún àkókò pípẹ́ láìní ìrora láì sì jẹ́ kí vólọ́mù ga jù. Ohun tí mo lò jù ni etígbọ́ over ear, èyí tí ń bo etí pátápátá. Ìdí ni pé ó rọrùn gan, kò tẹ etí nínú, kò sì fúnfa ìrora lẹ́yìn ìgbà pípẹ́. Ó ń rẹ jí. Mo kedere pàápàá fún orin, ìpè fídíò àti iṣẹ́ kọ̀m̀pútà. Ó ń dín àríwọ̀ àyíku kù torí náà mi ò nílò láti gbé vólọ́mù ga. Èyí ṣe pàtàkì fún ìlera ìgbọ́ràn mi nígbà tí mo bá ń ṣiṣẹ́ pẹ́ ka, gbọ́ broadcast tàbí ṣe ìpè fídíò. Ọlọ́run èyàn, irú etígbọ́ yìí ni mo gbé kèlè. Mo tún fẹ́ ẹni tí afẹ́fẹ́ ń wọlé díẹ̀ kí etí má bàá gbóná nígbà mìíràn. Pàápàá tí mo bá ń rìn, ṣe ìrìnàjò kúkurú tàbí fẹ́ ohun tó rọrùn láti gbé, mo máa ń lo earphone. Ṣùgbọ́n mo yan ẹni tí kò dùn etí, tí ó dúró dáadáa nínú etí. Ohun rẹ̀ kedere, kò sì ní báàsì tí ń lé etí. Ó rọrùn láti wọ̀, kò sì rọrùn láti yọ. Mo ṣọ́ra pẹ̀lú vólọ́mù ju ohun gbogbo lọ. Kò sí etígbọ́ tó dá to tí vólọ́mù bá ga jù. Mo máa ń jẹ́ kí vólọ́mù wà ní ìpìlẹ̀ ara kí kì í sìn fún etí ì mi ní ìsinmi lẹ́ẹ̀kọ̀kan. Tí mo bá ń gbọ́ fún àkókò pípẹ́, mo máa ń dáa dúró díẹ̀. Ìlera etí jẹ́ àkókò ní kókó fún ìṣe pẹ́ orin, ìpè fídíò. Mo máa ń lo over ear headphone fún rírin, fún ìrìnàjò kúkurú. In-ear earphone òún pàtàkì jù lọ. Itunu kedere, ohùn vólọ́mù kéékèèké. Nípàrí etígbọ́ tí mo máa ń lò ni èyí tí ara mi àti etí ì mi fẹ́, kì í ṣe eyi ti o kan èyí tí ó kẹ́ je jamọ̀ fẹ́ gbọ́ ohùn dáadáa ṣùgbọ́n mi ò fẹ́ san ìlera etí ì mi fún ìmi. Etígbọ́ tó dá ni èyí tí mò ń lò lójoojúmọ́, kì í ṣe tún sùn dáadáa ní alẹ́ láìní ìrora kankan. Fún mi etígbọ́ kì í ṣe ǹkan ìṣeré, ó jẹ́ apá kan ìlera àti ìṣe mi. Mo fẹ́ kí ó ràn mí lọ́wọ́ lati, lowo kì í ṣe kí ó dà mí lóríwu Ní kókó kíkun, mo yan etígbọ́ torí ìtùnú àti ìlera kì í ṣe torí àfihàn. Mo fẹ́ran ohun tí mò ń tọ́gbà. Mo ṣọ́ra pẹ̀lú vólọ́mù àti àkókò lílò. Mo fún etí ì mi ní ìsinmi lọ́pọ̀ ìgbà. Nípàrí etígbọ́ tí mò ń lò ni etí tí mò lè gbà wípé mò ń wọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní èrò láti gbé iṣẹ́ mi lọ sí ìlú mìíràn, ṣùgbọ́n kò jẹ́ ohun tí mo ṣe láì wọ ọ̀nà rẹ̀ dáadáa. Ìdí pàtàkì ni pé ìlú tuntun yóò ní àyíká tuntun, àwọn àǹfààní tuntun, àwọn ìrísí ayé tuntun, àwọn àṣà àti ìṣe tuntun. Nítorínà, mo máa ń ṣètò gbogbo nǹkan kí n tó rìnrìnàjò. Ní bẹ̀, mo máa ń ṣe àkójọpọ̀ gbogbo ohun tí mo nílò fún iṣẹ́ mi—kọ̀m̀pútà awon irin àwọn irinṣẹ́, àwọn ìwé iṣẹ́ àti àwọn ohun èlò pàtàkì mi. Mo tún máa ń ṣe àkójọpọ̀ àwọn ìjọpọ̀ àti àwọn ìkíni iṣẹ́ tó lè ràn mí lọ́wọ́ ní ìlú tuntun. Mo tún ń gbìyànjú láti mọ àyíká àti ọjà ìṣe ní ìlú tuntun. Mo máa ń ṣe ìyẹ̀wò ibi tí mo máa ṣiṣẹ́, àwọn ẹlẹ́gbẹ́ tó wà níbẹ̀ àti àwọn ìṣe ìbánisọ̀rọ̀ tó wúlò. Èyí máa ń jẹ́ kí mo lè bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ láì padà sẹ́yìn. Pẹ̀lú ìrìnàjò náà, mo tún ní àkóso àkókò àti àkóso apò mi. Mo ṣe àtẹ̀jáde ohun tí mo máa ń ṣe ní ọjọ́ mẹ́ta tàbí méjì ṣáájú ìrìnàjò ó sì jẹ́ pé mo mọ ohun tí mo máa gbé, ohun tí mo máa fi sílẹ̀ àti ohun tí mo máa gbà. Nígbà tí mo bá dé ìlú tuntun, mo máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìmọ̀ ohun tó ṣe pàtàkì jùlọ. Kí n lè mọ ibi tí ó dára fún iṣẹ́ kí n sì ṣe àtúnṣe tó bá wúlò. Mi ò fẹ́ kí ìrìnàjò náà jẹ́ ìdènà fún iṣẹ́ mi. Mo fẹ́ kí ó jẹ́ àfihàn tuntun. Ní kókó, ṣe àkójọ ohun èlò àti ìránṣẹ́ iṣẹ́, ṣe ìyẹ̀wò ibi ti ati ibi iṣẹ́ àti àyíká ìlú tuntun, ṣètò akoko aso àkóso àkókò àti àkóso apò, bẹ̀rẹ̀ pẹ̀lú ohun tó ṣe pàtàkì lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́ lo ìrìnàjò gẹ́gẹ́ bí àǹfààní ki kíì ṣe ìdènà. Nípari ètò mi ni láti gbé iṣẹ́ mi lọ sí ìlú mìíràn, ṣùgbọ́n mo ṣiṣẹ́ pẹ̀lú ìmọ̀lára, ìtọ́lẹ̀ ṣẹ́ṣẹ́ àti àkóso tó dáa kí n lè dá ara mi lójú pé iṣẹ́ mi kò ní dá dúró. Mo sì tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àyíká tuntun dáadáa. Ó máa wù mí, wọ́n gbé mi lọ sí ibo mi tí màá ti máa lọ ṣiṣẹ́. Kin le baa yí àyíká mi padà, kin le ba bá àwọn èèyàn tuntun padà ní ìbáṣepọ̀ tó dáa kí n sì lè bá àwọn èèyàn tuntun ṣiṣẹ́. Ó ti pẹ́ tí mo bá àwọn èèyàn tuntun ṣiṣẹ́ ri tí n bá lọ báyìí, màá tún ri bí kọ́ ẹ̀kọ́ tuntun, màá ṣe ìbí fi ǹkan tí mo mọ̀ han àwọn ènìyàn náà. Ó máa wù mí kí n lọ sí ìlú láti mọ lati ṣiṣẹ́ lati mo sise Nígbà tí mo bá fẹ́ gbé ẹ̀ṣẹ̀ lọ sí ìlú mìíràn, mi ò fẹ́ kan fò lọ láì ṣe àtúnṣe kankan. Mo máa ń ṣe àyẹ̀wò gbogbo ohun tí mo ní lórí iṣẹ́—àwọn fáìlì kọ̀m̀pútà, àwọn ìwé, àwọn ohun èlò tó ṣe pàtàkì àti gbogbo ohun tí mo lè nílò fún ọjọ́ mẹ́ta tàbí mẹ́rin àkókò ní ìlú tuntun. Èyí máa ń jẹ́ kí n mọ̀ pé ohun gbogbo wà nítòsí mi nígbà tí mo dẹ̀ kò sì dé ìna ìṣe kankan.

Bẹ́ẹ̀ni, mò máa ń ṣe ìdárayá gẹ́gẹ́ bí apá kan ojoojúmọ́ ìlera mi, ṣùgbọ́n kì í ṣe pé mò máa ń ṣe, mò máa ń ṣe, mò máa ń ṣe láìsètò. Ìdárayá jẹ́ ohun pàtàkì fún ara àti ọpọlọ mi torí pé ó ń tún ìsan, ó ń mú ìmúlò ẹ̀jẹ̀ dára, ó sì ń dín ìmọ́lára ìbànújẹ́ kù. Ní ọ̀pọ̀ ìgbà mò máa ń ṣe, ní ọ̀pọ̀ ìgbà mò máa ń ṣe cardio bíi rírìn, jogging tàbí skipping torí pé ó ń jẹ́ ìfọkànsìn mi kòké, ó sì ń fún mi ní ìtara, ó tún ń jẹ́ kí ara mi gbóná dáadáa, kò sì tún ìrora ní inú ara rú pọ̀. Mo tún fẹ́ràn strength training bíi push up, sit up, squat tàbí àwọn ìdánwò kéékèèké pẹ̀lú dumbbells torí ó mú ìsan pọ̀, ó sì ń dá ara mi lójú pé ó lè faradà iṣẹ́ ojoojúmọ́. Tí mò bá, n, tí mò bá ń ṣiṣẹ́ bọ̀ tàbí wà níbi iṣẹ́ tó nira, ìsan tí mò ń ní máa ń ràn mí lọ́wọ́. Nígbà mí, mò máa ń ṣe flexibility exercises tàbí stretching, pàápàá ní òwúrọ̀ tàbí ṣáájú òru, òru kí ara mi lè tu. Kò sì ní ìdínkù ìgbà tí mò ń bá rìn, rìn tàbí ṣiṣẹ́ tí ara bá tú, ọpọlọ tún máa ń balẹ̀. Mo sì máa ń rí pé ìmúlò ọjọ́ mi dà jùlọ. Mo tún sọ a pé ìdárayá máa ń jẹ́ àsìkò, kì í ṣe kó dá mi ló lọ́wọ́. Mo ṣè é ní ọjọ́ mẹ́ta tàbí mẹ́rin lọ́sẹ̀ torí pé ìdàpọ̀ ìdárayá àti ìsinmi ṣe pàtàkì fún ìlera, à, fún ìlera àgbà. Kí, kí n tó bẹ̀rẹ̀, mò máa ṣe ìyẹ̀wò àkókò àgbára ara àti ohun tí mò lè ṣe lọ́jọ́ yẹn. Ní kókó, cardio fún ìtara àti ìmúlò ẹ̀jẹ̀, strength training fún ìsan àti ìlera ara, flexibility and stretching fún ìtú ara àti ìdín ìrora. Ṣe pẹ̀lú ìtọ́lẹ́sẹẹsẹ kí, kì í ṣe pẹ̀lú àìsètò. Se ní ojoojúmọ́ tàbí lẹ́ẹ̀kọ̀kan lọ́sẹ̀ fún ìlera pípẹ́. Ní ìparí, ìdárayá nka jẹ́ apá kan ayé ojúmọ́ mi, ó ń mú kí ara àti ọpọlọ mi balẹ̀, ó sì ń fún mi ní ìtara láti ṣe gbogbo iṣẹ́ ojoojúmọ́ dáadáa. Mo kọ, mo kọ́ ara mi pé ìdárayá kì í ṣe iṣẹ́ àṣe asaju, ṣùgbọ́n kì í ṣe ohun tí mò lè fo fojú kó. Ó jẹ́ ìlànà ìlérí mi. Ní ọjọ́ mi, ìdárayá kì í ṣe ohun tí mò ń máa ń ṣe láyè òòyì. Mo ní ètò tó dáa fún un torí pé ó, mo fẹ́ kí ó jẹ́ ìrírí tó ń mú ara àti ọpọlọ mi darapọ̀. Mo máa ń ṣètò ìpinnu ìgbà tí ó lè jẹ́ òwúrọ̀ tàbí alẹ́ kí n lè fi ara mi ṣẹ́tàn ṣáájú ọjọ́ tàbí kí n tó, kí n tu ìtara àti ìmọ́lára ọjọ́ kúrò lẹ́yìn iṣẹ́. Mo tún fẹ́ràn láti ṣe ìdàpọ̀ cardio àti strength training. Ní ọjọ́ kan, mò lè ṣe jogging tàbí rírìn pẹ̀lú afẹ́fẹ́ tútù díẹ̀. Mo tún lè ṣe push up, squat àti sit up ní ìbámu pẹ̀lú ara mi. Ní ọjọ́ mi, mò lè yàn stretching àti yoga fún ìtún ara àti ìdánilójú pé iṣan mi kò ní dí. Èyí ń jẹ́ kí ara mi tu, ó sì ń jẹ́ kí ọpọlọ mi balẹ̀. Mo tún ṣe àkóso àkókò àti ibi níbi tí mò ṣe ìdárayá. Mo fẹ́ kí àyíká dákẹ́ tí kò gbóná jù tàbí tutù jù kí, kí mò lè fọkàn balẹ̀ lai ni ìdenà.